Ah! Orí máa ń fọ́ mi o. Nígbà kan, orí máa ń fọ́ mi gan an. Orí máa ń fọ́ mi gan an, tó jẹ́ wí pé, màá fẹ́ lè sọ wí pé, kán be orí òun ṣugbo. Orí máa ń fọ́ mi gan an. Orí máa ń fọ́ mi gan an. Orí fífọ́ jẹ́ àrùn kan tó jẹ́ wí pé ó jẹ́ àìsàn kan tó jẹ́ pé ó burú jáì. Orí fífọ́ jẹ́ àrùn kan tó burú jáì tó jẹ́ wípé, àh! Orí fífọ́ ò da, orí fífọ́ ò da o. Orí máa ń fọ́ mi o. Orí máa ń fọ́ mi o. Gbọ́ tó rí bá ti ń fọ́ mi báyìí, mo máa ń, máa ń fẹ́ lòògùn. Màá lòògùn, màá, màá sùn. Torí mo rí wípé, àì sùn dédé, ó tún máa ń fa orí fífọ́. Ó tún máa ń fa orí fífọ́ ní, ní gbogbo ìgbà. Ó tún máa ń fa orí fífọ́ gbogbo ìgbà. So mo máa ń, mo máa ń gbìyànjú àti sùn dédé. Màá ti sùn dédé tí mo dẹ̀, tí mi ò rìn nú òòrùn jù, tí mi dẹ ṣíṣe wàhálà jù, orí ò ní fọ́ mi. Bọ́ tó rí bá ti fọ́ mi, màá lòògùn bà. Ọ̀ kí n mu àgbo bà, kí ara mi lè dá ṣááká ṣááká. Torí, orí fífọ́ ò da o. Orí fífọ́ ò da, orí fífọ́ ò da rárá. O burú jáì. Orí fífọ́ o burú jáì, o burú jáì, o burú jáì. Orí mi a máa dún wa, wa, wa, wa, wa, wa ní gbogbo ìgbà títí di ìgbà tí mo máa fi lòògùn ọ̀. Tí mo bá ti wá le, ṣùgbọ́n tí mo bá ti wá lòògùn báyìí, tí mo bá ti lòògùn báyìí, ara mi máa dá ni. Ara mi máa dá. Orí máa ń fọ́ mi o. Orí máa ń fọ́ mi dáadáa.

Mo máa ń sun lọ̀sán, mo máa ń sun lọ̀sán, mo máa ń sun lọ̀sán torí òrùn ọ̀sán máa, ó máa ń dùn, ó má, òrùn ọ̀sán máa ń dùn. Ó jẹ́ jẹ́ máa, ó máa ń jẹ́ kí ara mi balẹ̀ dáadáa. Òrùn ọ̀sán máa ń dùn, ó dẹ́ máa ń jẹ́ kí ara mi balẹ̀. Torí, ẹ́, àìsàn ọmọ ènìyàn ni òun ń jẹ́ kí ara ọmọ ènìyàn balẹ̀. Ó dẹ̀ tun máa ń fa àìsàn sí ènìyàn lára. Mo báa ti sun ọ̀rùn ọ̀sán báyìí, ara mi máa ń da ṣáká. Àmọ́ ní ìwọ̀n ìgbà, ní ìwọ̀n àwọn, ní àwọn ìgbà kan torí iṣẹ́, o ṣá mọ̀, tí, ẹ́, tí iṣẹ́ bá ti pọ̀, n rààyè sun ọ̀rùn ọ̀sán. Torí, ẹ́, gẹ́gẹ́ bi ọmọkùnrin o ò gbọdọ̀ máa fi gbogbo ìgbà sun. Oò gbọdọ̀ máa fi gbogbo ìgbà sun. Sugbon tí mo bá ti wá ráyè ọ̀rùn ọ̀sán, mò ń sun ọ̀rùn ọ̀sán dáadáa. Mò ń sun ọ̀rùn ọ̀sán dáadáa, mò ń sun dáadáa, dáadáa, dáadáa, dáadáa, dáadáa, ọ̀rùn ọ̀sán dà ó. Òrùn ọ̀sán oo láyọ̀, ọ̀rùn ọ̀sán dà. Tí o bá jí, tí o bá jí báyìí, gbogbo ara ẹ ló ni, ló máa jí. Lo máa jí pépépépépépépépépépé. Tí mo bá ti wá sun ọ̀rùn ọ̀sán tán, ń lọ wẹ̀, n wáa jáde, ọ̀rùn ọ̀sán dà. Ó máa ń jẹ́ kí, ó máa ń jẹ́ kí ọpọlọ mí jí. Òrùn ọ̀sán, mo máa ń sun ọ̀rùn ọ̀sán dáadáa, mo máa ń sun lọ́sàn-án. Mo máa ń sun lọ́sàn-án. Mo tun maa n sùn lóru náà, but mo maa ń sun lọ̀san dáadáa. Ẹ́, ó kéré jù, ó kéré jù nínú ọ̀sẹ̀, mo maa n sun orun ọ̀sán lẹ́ẹ̀ méjì, or emẹ́ta nínú ọ̀sẹ̀ tí mo bá ti ràyè. Tí mo bá ti ràyè ọ̀rùn ọ̀sán, mo máa ń sun dáadáa.

Á, òpè tí mo lọ sọ́jà mọ̀, òpè tí mo lọ sọ́jà, òpè tí mo lọ sọ́jà, òpè ìgbà tí mo lọ sọ́jà kẹ́yìn bí i oṣù, ọdún tó kọjá ni mo lọ sọ́jà kẹ́yìn. Ọdún tó kọjá mo lọ sọ́jà kẹ́yìn ìgbà tí mo lọ ra aṣọ ọdún mi. Aṣọ ọdún tí n wọ̀ fún, ẹ, Kérésì ta ọdún Kérésì ta parí. Hmm, aṣọ ọdún tí mo wọ̀ lọ, tí mo fẹ́ wọ̀ lọ́dún Kérésì àti ọdún tuntun. Ẹ, ìgbàyen mo lọ sí ọjà kẹ́yìn, ẹ, ìgbà tí mo lọ sí ọjà, ẹ, gbẹ̀yìn. Ọjà tí mo dẹ̀ lọ náà wọn ń pe ọjà yẹn ní ọjà ọba ní ìlú Adó-Ekiti. Hmm, ní ìlú Adó-Ekiti ní ìpínlẹ̀ Ekiti ni mo ti lọ sí ọjà náà. Mo ti lọ sọ́jà náà, mo dẹ̀ gbádùn ara mi dáadáa. Mo ra aṣọ, mo ra bàtà, mo rẹ, mo ra, mo rẹ gbọọrùn, hmm, mo lọ sọ́jà. Ó pẹ́ o bí i oṣù méjì, oṣù kan sẹ́yìn báyìí ni mo lọ sí ọjà tí mo lọ ra. Mo dẹ̀ tún ra ata náà. Mo ra ata, mo ra èlò ọbẹ̀ tí mo fi síbẹ̀ nínú ilé. Mo ra ẹja, mo ra adìẹ tí wọ́n ń pa ní ìgbà, ìgbà Kérésì tí wọ́n ń pa ehn mò lọ sọ́jà, mò lọ sọ́jà. Ẹ, mi ò dẹ̀túnipẹ̀ lọ sọ́jà náà, máa tún máa lọ sọ́jà tó bá máa tó bí i oṣù kan báyìí, hin tún lọ sọ́jà. Ìṣẹ́ ni o jẹ́ kí n lọ sobà dáadáa.

Áà tí mo bá fẹ́ ṣe tówó mi, mo máa ń fẹ́ fi owó sínú, ẹ́, ilé ìfowópamọ́ torí ní ayé tí a ń wà yìí, eyan gbọdọ̀ lájẹṣẹ́kù o, lájẹṣẹ́kù. Níí, ní irú iṣẹ́ tí mò ń ṣe, òun, mò ń ṣiṣẹ́ ní iṣẹ́, iṣẹ́ ìránṣọ, àwọn tó ń ránṣọ ni mò ń ṣe. Mo tó bá ti, mo dẹ̀ máa ń rí ó kéré jù, mo máa ń rí tó ẹgbẹ̀rún mẹ́wàá náírà, mo máa ń rí tó ẹgbẹ̀rún mẹ́wàá náírà lójoojúmọ́ tí màá ti ṣe. Ṣé màá, ń fi, ń fi ẹgbẹ̀rún mẹ́ta, ọgbẹ̀rún, ẹ́, ẹgbẹ̀rún mẹ́ta, ń ṣe, ń mú jẹun lójúmọ́, ó ku ẹgbẹ̀rún méje náírà. Ń fi yen, ń fi sí ilé ìfowópamọ́ torí owó lé bẹ́mbẹ́, owó ìtọ́jú bẹ́mbẹ́, owó tí ń fi gbé iṣẹ́ mi lárugẹ o bẹ́mbẹ́. Ó ní, ń mọ, ń mọ, ni mò ń tọ́jú, ń tọ́jú ẹ̀ dáadáa torí n ni fẹ́ jẹ gbèsè, gbèsè ò dẹ dá. Tí mo bá ti, tí mo bá ti ṣẹ́bà un, ń ṣe dáadáa. Torí pé ó ń tọ́jú ẹ̀. Ilé ise, ilé iṣẹ́ ìfowópamọ́ mo mo n fi sí tàbí kí n fi síi, àwọn sogundo, àwọn or kín, ta tàbí kí n lọ dàjọ. Tí n bà lọ dàjọ, mo máa ń fẹ́ fowó mi sí ilé tí màá fi dàjọ. Màá n ajò àwíkó, màá n dàjọ àwíkó to je pé èmi n mo máa kọ́kọ́ kó, or kín kó kẹ́yìn, kó kín kó kẹ́yìn, kín kó kẹ́yìn. So mo máa ń ṣetó owó mi dáadáa. N n ṣe, n n ṣe ọmọ pá kóo nà tán, n n ṣe ọmọ pá kóo nà tán.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sára torí òòrùn tó wà ní, tó wà ní, ẹ̀, orílẹ̀-èdè wa, ní orílẹ̀-èdè Nàìjíríà, òòrùn náà pọ̀, ó pọ̀, ó pọ̀. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi ìdáàbòbò òòrùn sá ra, mo ń fi ra ara dáadáa. Mo fi ra ara kí n má ń-- k'ára mi mọ́ ba à ju torí òòrùn, òòrùn ò fi bẹ́ẹ̀ da lára. Torí, tó bá ti-- tí òòrùn bá ti para jù, tó bá ti para jù, ó máa ń ba àwọ̀ ara jẹ́ni. So, torí náà mo máa ń fi ìdáàbòbò òòrùn sí ara mi. Mo ń fi si láàárọ̀ tí n bá ti fẹ́ jáde lọ síbi iṣẹ́, n bá ti wẹ̀ tán, n ó fi, n ó fi pa ara, n ó fi pa orí, n ó fi pa ọrùn, n ó fi pẹsẹ̀, n ó fi pa gbogbo ara à mi, ara-- torí pé kí ara mi lè jọ̀lọ̀ dáadáa. Àárín òde òní, torí tí n ǹ bá ti fi ìdáàbòbò òòrùn sí ara, ń ṣe ni ara olúwa rẹ̀ á máa hun jọ, ara olúwa ẹ̀ á máa hun jọ. Ọmọdún, ọmọdún kékeré dẹ̀ ni mí, n ǹ tíì pọ́ mọ ọgbọ̀n ọdún kí gbogbo ara mí má ba dà bí ara àgbàlagbà torí ẹ̀ nmo ṣe ń lo ìdáàbòbò òòrùn sára ká'arà mi lè mọ jọ̀lọ̀, kó leè mọ dán, kó le mọ, ká rí, káyé má a rí ara mi kán ma, kí nú wọn máa dùn sí mi. Hmm, bẹ́ẹ̀ ni ìdáàbòbò, ìdáàbòbò òòrùn da dáadáa o, ó da dáadáa. Mo ma, mo ma ń lò ó gbogbo ìgbà ojojú, un mo ti lò ó láàárọ̀ yí báyìí, mo lò ó láàárọ̀ yí, mo ti lo ìdáàbòbò òòrùn sára mi láàárọ̀ yìí. Mo má ń lò ó, mo má ń lò ó, mo má ń lò ó, mo má ń lò. Kódà, ẹ̀, obìnrin mi gan-an ló, ló, ló fún mi pé kí n máa lò ó. Torí ẹ-- o ṣáàmọ̀ pé àwọn obìnrin máa ń fẹ dáadáa.

Ó máa ń gbà tó, ó máa ń gbà tó wákàtí kan. Bẹ́ẹ̀ni. Torí ibi tí mo Ehn, Adó ni mò ń gbé. Adó Èkìtì mò ń gbé. Ibi iṣẹ́ mi dẹ wà ní Ìkẹ́rẹ́ Èkìtì. Mo máa ń, máa ń déé, má tí déé, màá gbọ́kàdà láti ilé mi. Ó di ibi ibùsọ- ibùdó, ibu- ibùsọ̀ ọkọ̀. Mo máa tí dé ibẹ̀, màá ṣe wọ ọkọ̀. Màá ṣe mọ̀n lọ sí ìlú Ìkẹ́rẹ́ láti ṣiṣẹ́. So, uhm, láti ṣiṣẹ́. Tí mo bá ti wá dé ibẹ̀, kí n tó dé ibẹ̀, ó máa ń tó wákàtí kan. Ó máa ń tó wákàtí kan. Ó máa ń tó wákàtí kan kí n tóóó dé ibẹ̀. Mo máa dẹ̀ tún padà náà. Ó tún máa ń tó wákàtí kan. Ìrìnàjò náà kò fi bẹ́ẹ̀ mú ewu lọ́wọ́. Uhm, kò fi bẹ́ẹ̀ mú ewu lọ́wọ́. Uhm, lọ́wọ́, lópò lọ́gbà kan ó máa ń tó bí ìṣẹ́jú, ehn, ó máa ń tó bí ìṣẹ́jú, uhm, ó máa ń tó bí àádọ́ta ìṣẹ́jú. Kòn tó wákàtí kan gan nígbà kan, nígbà, nígbà mìíràn. Kòn se Ìrìnàjò kan tó fi bẹ́ẹ̀ dánilágbára.

Bẹ́ẹ̀ni, mo ti wọ aṣọ àká wò rí níbi iṣẹ́ ní ọdún márùn-ún sẹ́yìn, nígbà tí mò ń kọ́ṣẹ́ ránsọranṣọ. Bẹ́ẹ̀ni, mo fi ọdún mẹ́rin mo fi kọ́ṣẹ́ náà. Nígbà tí mo dẹ́ kọ́ṣẹ́ náà tán, mo, mo wọ aṣọ àko ayọ́ rí. Mo jó káàkiri ìlú ń gbà náà. Ta jẹun, ta jẹ ìrẹsì, ta gún iyán, a ṣẹ̀fọ́ ase aríyá dáa dáa. Nígbà tí mo wọ aṣọ àko ra ọjọ́ náà dùn, ọjọ́ náà dùn gan. Ọjọ́ náà dùn, ọjọ́ náà dùn, ọjọ́ náà dùn gidi, gidi, gidi, gidi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ ni ìmọ̀, ìmọ̀, ìmọ̀ orin bẹ́ẹ̀ ni. Mo fẹ́, mo fẹ́ ní ìmọ̀ orin, mo fẹ́ mọ bí wọ́n ṣe, bọ́n ṣe ń kọ orin, bọ́n ṣe ní ìmọ̀ orin, tí wọ́n fi jẹ ọ̀gá nínú iṣẹ́ orin. Mo fẹ́ràn ìmọ̀ náà. Hmm, mo dẹ̀ tí rí yàn tó máa kọ́ mi, mo lè tí rí yàn tó máa kọ́ mi, hmm, mo ti rí yàn tó máa kọ́ mi. Mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ orin dáadáa, mo lè fẹ́ ní ìmọ̀ rẹ̀, sí guitar, sí ìlù gángan, omele, bàtà. Mo fẹ́ ní ìmọ̀ rẹ̀, mo fẹ́ ní ìmọ̀ rẹ̀, mo fẹ́ ní ìmọ̀ orin dáadáa. Ìmọ̀ orin jẹ́ lẹ́, ìmọ̀ orin jẹ́ ìmọ̀ kan tí mo fẹ́ràn si, ìmọ̀ tí mo fẹ́ràn si dáadáa, ó sì, ó sì wù mí láti kọ́ ọ́.

Ní hun, mo máa ń lọ sí ilé oúnjẹ dáadáa, mo máa ń lọ sí ilé oúnjẹ dáadáa, mo máa ń lọ sí ilé oúnjẹ dáadáa torí mi ò tí ì ní ìyàwó. Ẹ̀ torí, ẹ́, má tí ń lọ sí ibi iṣẹ́ tí ebí bá ti ń pa mí, ilé oúnjẹ kan wà ní, ilé oúnjẹ kan wà ní iwájú ọ̀dọ̀ wa, iwájú ilé oúnjẹ wa tó jẹ́ iwájú ibi iṣẹ́ wa tí mo ti máa ń ra, tí mo ti máa ń ra oúnjẹ. Ẹ̀, mo máa lọ sí ilé oúnjẹ dáadáa, mo ti máa lọ sí ilé oúnjẹ, mi lọ jẹ ìrẹsì àti ẹran díndín, jẹ iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò, jẹ àmàlà pẹ̀lú ewédú àti gbẹ̀gìrì. Mo máa lọ sí'lé oloúnjẹ dáadáa, oúnjẹ wọn sì máa ń, oúnjẹ wòn sì máa ń dùn, o máa ń ládun dáadáa. N o jẹ, mo máa ń ládun dáadáa. T o de jẹ́ wípé, ẹ́, ẹ̀, tọ́ọ́dẹ̀, tọ̀ọ́dẹ̀, tọ̀ọ́dẹ̀ tí ó jẹun sì pọ̀, n kò jẹ́ tó wọn kò tún dáni lágbára. Mo máa ń lọ sí ilé oúnjẹ. Ilé oloúnjẹ náà ni wọ́n máa ń pè ní party. Ilé oloúnjẹ party. Ẹ̀, mo máa lọ sí ilé oúnjẹ.

Tí mo báti fẹ́ pàdé oníbàárà mi, màá fẹ́ pàdé oníbàárà mi, tó bá fẹ́, tó bá jẹ́ ipe, oná méjì mo lè fọ̀ àdé oníbàárà mi, mo le lọba òun lè wá bá mi. Mo máa sọ pé tó bá sọ pé òun fẹ́ wá bá mi, ń ó ti palẹ̀ gbogbo ilé iṣẹ́ mi mọ́. Everything, gbogbo gbogbo nǹkan tó wà níbẹ̀ yiò ti wà dáadáa, yiò ti wà dáadáa. To jẹ́ wípé tó bá máa dé, ó máa, ó máa fọkàn balẹ̀, a ti nu àga, mo dẹ̀ ní, ní, mo ní ẹ̀rọ amọ́omí tutù, ń ó ti fi nǹkan tí ń ó fi rẹ́gbẹ́ omi, omi tutù, ń ó ti fi sínú ẹ̀rọ amọ́omí tutù. Tó bá ti dé ń ó fún lo mi mu. A ń ó fún lo mi mu, a mọmi, a fọkàn balẹ̀. Tó báwa ti wá ṣe díẹ̀, n o wa sọ fún pé, "o yá o, jẹ́ kí n wá wọn ọ́ o, aṣọ wo lo fẹ́ rán ọ?" Ikìní, mo mọ̀ ọ́n ṣe oníbàárà mi dáadáa, mo mọ̀ ọ́n ṣe oníbàárà mi dáadáa, bẹ́ẹ̀ ni, mo mọ̀ ọ́n ṣe oníbàárà mi dáadáa.

Íbàṣepọ̀ pẹ̀lú olórí isẹ́ mi, ó dánmọ́rán, ó dánmọ́rán torí bí ọ̀rẹ́ mi náà nii olórí íbi isẹ́ mi wà, bíí ọ̀rẹ́ mi náà ni. So, eh, torí náà ìbáṣepọ̀ wa ó, ó dánmọ́rán, ó sì ládùn. Eh, ìbáṣepọ̀ wa dánmọ́rán ó sì ládùn tó jẹ́ pé a fi bẹ́ẹ̀ mọ̀ ọ́ ga gan sí ọmọṣẹ́ torí pé tí ẹni méjì tó mọṣẹ́ dáadáa, tí wọ́n bá ti bára wọn ṣiṣẹ́ dáadáa kò ní síjà, kò ní ṣásọ̀n, ó dẹ̀ máa sanwó mi dáadáa. A máa jọ n ṣeré dídọ̀wẹ̀kẹ́, dáwàda, eh, fi àfojúsùn ara wa wọn rawa. Eh, ẹni ibi tí nǹkan tí ò mọ̀ èmi mọ̀, nǹkan tí òun mọ̀ èmi ò mọ̀, a máa jọ, a jọ máa ronúpọ̀, a jọ máa ronúpọ̀ dáadáa, èmi àtọ̀gá ibi isẹ́ mi, a jọ máa ronúpọ̀ èmi àti olórí isẹ́ mi, bẹ́ẹ̀ni. A jọ máa ronúpọ̀. Àmọ́ ọ̀gá mi náà ni o, ṣùgbọ́n a jọ máa ronúpọ̀, ìbáṣepọ̀ wa dánmọ́rán.

Ọwọ́ ọ̀tún mo máa ń lò, ọlọ́wọ́ ọ̀tún ni mí, ọlọ́wọ́ ọ̀tún ni mí. Mo lọ máa lò ọwọ́ ọ̀tún mi, ó, ó, ó dánmọ́nà dáadáa. Mo sì máa ń lo ọwọ́ òsì náà nígbà mìíràn. Mo máa ń lò ó nígbà mìíràn ṣùgbọ́n kò dàbí ọwọ́ ọ̀tún. Ehn, kò dàbí ọlọ́wọ́ ọ̀tún, kò dàbí ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún mi, mo lè fi ọwọ́ ọ̀tún mi kọ̀wé, mo lè fi gégi, mo lè fi lùlù òun, mo lè fi, mo lè fi dín ǹkan kí ǹkan mú. Ni ọwọ́ ọ̀tún mi, oun gan gan gan gan ni ọwọ́ agbára mi. Ṣùgbọ́n mo lè fi ọwọ́ ọ̀tún mi gan jà. Ṣùgbọ́n ọwọ́ òsì mi n fi bẹ́ẹ̀, n fi bẹ́ẹ̀ mọ̀ ń lò ó, kí má ba à parọ́. Ehn, n fi bẹ́ẹ̀ mọ ọwọ́ òsì mi lò. Ó dẹwu mí kí n mọ ọwọ́ òsì mi kí n mọ̀ ń lò. Ń mí ì lè fi ṣánko, n lè fi, n lè fi ṣe nkankan tó, tó ní agbára jù. Ṣùgbọ́n mo lè fi gbé ǹkan pẹ̀lú ọwọ́ ọ̀tún mi, mo lè fi dín ǹkan mú, mo lè fi gbé ẹ̀rọ omi, mo lè gbé gbogbo ẹ̀. Ṣùgbọ́n ọwọ́ ọ̀tún mi gan gan gan mo máa ń lò, ọwọ́ ọ̀tún mi gan gan gan gan, ọwọ́ ọ̀tún mi ló ń ṣiṣẹ́ agbára. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo ní forukọsilẹ ní ilé ìdárayá torí mo máa ń bá àwọn òní ìdárayá, mo máa bá wọn ṣe iṣẹ́, mo máa bá wọn ṣiṣẹ́ torí mo jẹ́ ẹnìkan tó jẹ́ wí pé ó tún wà tó tú nímọ̀ ẹ̀kọ́ orin. Bẹ́ẹ̀ni, mo máa bá wọn lọ sí eré orí-ìtàgé, mo máa kọrin fún wọn, bẹ́ẹ̀ni mo máa ń kéwì, bẹ́ẹ̀ni, orin ákèwì ni mí, mo máa ń kéwì. Mo ní, mo ní lé, mo ní orúkọ sílẹ̀ bẹ́ẹ̀ni tí gbogbo ayé mọ̀ mí sí, orúkọ náà sì ni líríkù. Bẹ́ẹ̀ni, mo máa ń kéwì líríkù ni orúkọ, ni orúkọ tí mo ní sílẹ̀ ń bẹ́ẹ̀, tí gbogbo ẹni tí gbogbo èyàn sì mọ̀ mí, bẹ́ẹ̀ni gbogbo èyàn sì mọ̀ mí. Mo ní orúkọ ní ilé iṣẹ́ ìdárayá bẹ́ẹ̀ni, ní apá orin kíkọ, ní apá, ní apá orin kíkọ mo ní, bẹ́ẹ̀ni mo ní orúkọ sílẹ̀

N, fóònù tí mo ń lò ni Samsung. N, Samsung, ẹh, Samsung S21 Ultra ni mo ń lò. Mo ti rà á ní, ẹh, ẹh, ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà. Ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ọgọ́rùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà. Ọgọ́rùn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún náírà, bẹ́ẹ̀ni. Ó wọ́n gidi o. Ó wọ́n gidi, fóònù náà wọ́n gidi. Ó dẹ̀ jẹ́ fóònù tí ó ba mi lára mu tó jẹ́ ṣe iṣẹ́ tí mo fẹ́, tó ṣe tí mo fẹ́. Ó jẹ́ ẹ̀rọ àgbéká tó, tó, tó dánmọ́rán, tó dánmọ́rán, tó sì ṣiṣẹ́ dáadáa, tó ṣiṣẹ́ dáadáa, tó ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ni. Tó ṣiṣẹ́ dáadáa. Ó ni mò ń lò. Samsung S21 Ultra ni fóònù alágbéká tí mo ń lò. Bẹ́ẹ̀ni. Ó ti, ó sì, ó sì dáa, ó sì dáa. Mo sì gbọ́ gan ní ọmọ ìlú òyìnbó ló ṣe, ọmọ ìlú òyìnbó ló ṣe fóònù náà. Ẹ̀n, orí ẹni náà sì pé púpọ̀.

Mo fẹ́ràn láti máa wọ dànṣíkí. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ dànṣíkí. Kọ, eh, torí pé aṣọ náà ó jẹ́ aṣọ tó bo gbogbo ara, tó sì lẹ́wà dáadáa lára ọmọkùnrin. Bẹ́ẹ̀ni, àwọn aṣọ tí àwọn bàbá wa tán fẹ́ràn ni nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ni, dànṣíkí, pẹ̀lú ṣọ́rọ̀, ìyẹn ni ṣòkòtò. Ṣọ́rọ̀ là wa máa ń pè é. Hmm, mo fẹ́ràn láti máa wọ dànṣíkí, mo tún fẹ́ràn láti máa wọ agbádá, eh, aṣọ agbádá. Aṣọ náà, aṣọ náà ní, torí nígbà ọdún táa ṣe, ọdún Kérésì táa ṣe, kẹyìn, kẹyìn aṣọ agbádá mo wọ̀ tí mo fẹ́ràn, tí mo ga nínú rẹ̀ dáadáa, tí mo dúró dáadáa bí ọmọkùnrin. Ti araye kan sára sí mi gan tí mo dàbí olóyè nínú rẹ̀. Hmm, mo fẹ́ràn láti máa wọ aṣọ agbádá, mo sì fẹ́ràn láti máa wọ dànṣíkí pẹ̀lú ṣọ́rọ̀. Ẹ̀síkí náà, ẹ̀síkí náà mo fẹ́ràn láti máa wọ ẹ̀síkí. Hmm, àwọn aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni, hmm, aṣọ dànṣíkí àti agbádá pẹ̀lú ṣọ́rọ̀. Hmm.

Ah! Data tí mo máa ń lò lọ́sẹ̀ pọ̀ gan. Hmm, data tí mo máa ń lò, torí mo fẹ́ràn láti máa wo eré orí ìtàgé, eré aworan. Hmm, mo fẹ́ràn láti máa wò ó lórí, lórí YouTube. Bẹ́ẹ̀ni, data tí mo máa ń lò lọ́sẹ̀, o tó, ó máa ń tó, ó máa ń tó, ó máa ń tó ten gig. Hmm, bí àwọn olóyìnbo ṣe máa ń pè é. Ó máa ń tó ten gig tí mo máa ń lò lọ́sẹ̀, tí mo dẹ̀ máa ń lo, ẹ́, ẹ̀rọ MTN ni mo fi ń ṣe data náà. Hmm, ó máa ń tó, ó máa ń tó ẹgbẹ̀rún márùn náírà ni mo fi ń ra data tí mo máa ń lò lọ́sẹ̀. Hmm, ṣùgbọ́n owó náà máa ń dá mi lágbára, máa ń dá mi lágbára. Bẹ́ẹ̀ni, máa ń dá mi lágbára, ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe, kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Mo ní láti ra data náà, mo ní láti ra data náà, mo ní láti ra data náà. So, mo máa ń lò tó data, ẹ́, ten gig lọ́sẹ̀ kan. Hmm, lọ́sẹ̀ kan. Hmm, tí wọ́n bá máa ṣíro rẹ̀ ní, ní oṣù, ó máa tó bí forty gig. Hmm, ó máa tó gig ogójì, ogójì, ogójì gig. Ẹ̀, ogójì gig. Ni yóò tó ogójì gig tí mo máa ń lò ní oṣù. Hmm, mẹ́, ẹ́, mẹ́, gig mẹ́wàá lọ́sẹ̀. Bẹ́ẹ̀ni.

Uhm, eh, àkókò tí mo fẹ́ràn jù ní ọjọ́ Jímọ̀, eh, àwọn olóyìnbo wọ́n ń pè ní ọjọ́ Friday. Ọjọ́ náà jẹ́ ọjọ́ tó jẹ́ pé tó bá ti parí iṣẹ́ tán, ọjọ́ jẹ́ ọjọ́ ìsinmi fún mi, tí n lọ gbádùn, lọ gbádùn ara yára mi ní ilé ìdárayá, ní ilé ìgbafẹ́, bẹ́ẹ̀ ni, máa ta àwọn ọ̀rẹ́ mi, niori ni ló ṣe jẹ́ pé ọjọ́ tí mo fẹ́ràn jù, bẹ́ẹ̀ ni. Hm-hm, àkókò tí mò dè fẹ́ràn jù nínú ọjọ́, àkókò, eh, bí owó ìrọ̀lẹ́ tí mo bá ti sinmi, bá ti sinmi, bí owó ìrọ̀lẹ́ tó bá ti parí iṣẹ́, àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́, bẹ́ẹ̀ ni, ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ti n bá ti sinmi, màá wá nǹkan tí mò ń fi rọ̀ǹgbẹ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ eeyan kan tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù kùtù. Bẹ́ẹ̀ni, torí, tori pé àárọ̀ lọ ja ewúrẹ́, to ba máa fi di ìrọ̀lẹ́, èédú du ló máa bá a. Mo jẹ́ eeyaǹ kan tó máa ń jí láàárọ̀ kùtùkùtù lọ sí ibi iṣẹ́. N ti jí bí i àárọ̀, bí i ìdajì, bí aago márùn-ún ìdajì n ti dìde. N gbá gbogbo nú ilé, n wẹ̀, n jẹ se oúnjẹ, ń sọ oúnjẹ torí mo gbọdọ̀ sọ̀unje inú ilé kí n tó máa lọ sí ibi iṣẹ́. Mo gbọdọ̀ sọ̀já inú ilé kí n tó máa lọ sí ibi iṣẹ́. Torí náà mo jẹ́ eeyaǹ kan tó máa tètè ń jí láàárọ̀. Máa ti jí láàárọ̀, màá gbàdúrà, màá gbálẹ̀ inú ilé, màá pọn mi, màá se oúnjẹ, màá jẹun kí n tó máa lọ sí ibi iṣẹ́. Bẹ́ẹ̀ni, mo jẹ́ eeyaǹ tó máa ń jí ní kùtùkùtù, bẹ́ẹ̀ni.

Uhm, mo máa ń gbìyànjú àti máa darí àwọn òṣìṣẹ́ mi dáadáa. Ló tọ́ kó, kò rọrùn, kò rọrùn láti kó orí gbígbẹ àti orí tútù, láti kó orin kí wọ́n jọ. Bẹ́ẹ̀ ni, kò rọrùn àti máa darí torí wọ́n rí àwọn, àwọn tó wà níbẹ̀ tó jẹ́ pé wọ́n jù mí lọ gan. Hmm, ìgbọn pẹ̀lú sùúrù, pẹ̀lú ìmọ̀ tó wà lórí mi, pẹ̀lú sùúrù, pẹ̀lú, eeh, pẹ̀lú òfin. Hmm, torí ìlú tí ò bá sọ òfin kò ní ṣẹṣẹ. A ní òfin níbi iṣẹ́ wa bẹ́ẹ̀ ni. So-- torí náà, eeh, tó bá ti dé, wọn yóò ti fi òfin, gbogbo òfin wọn, wọn yóò ti fi hàn ọ́ pé òfin báyìí ni o, báyìí la ṣe ń ṣe ní ilẹ̀ bí i o, má ṣe báyìí o, má ṣe báyìí o. Tó bá dẹ́ti táfa sọ òfin mi, a ní ní wàhálà bẹ́ẹ̀ ni. Ọ̀s-- torí pé ojú ò ṣe, ojú lásán oṣe gbo ọmọ lówó èkurọ lọ́rọ̀ àwọn, láára àwọn, àwọn òṣìṣẹ́, àwọn ọmọ tó ń ṣiṣẹ́ wa. Ojú Lásán oṣe gbo ọmọ lówó èkurọ, o gbọdọ̀ ṣe dáadáa, má bá a fi ṣe falẹ̀

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun. Tun ba ti, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí etí òkun ní agbègbè ibi tí mo n gbé ní ìpínlẹ̀ Èkìtì. Ti n ba tí lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ní ìpínlẹ̀ Èkó, ẹ n lọ sí etí òkun, yẹn ní ibi tí òkun wà. E n lọ ṣeré, ń gun ẹṣin, e wọ̀nú òkun ń wẹ̀ díẹ̀, ẹ á ṣeré pẹ̀lú àwọn àbúrò, pẹ̀lú àwọn àbúrò mi tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n mi. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa. Ṣùgbọ́n mo tún máa ń ṣọ́ra, mo tún máa ń ṣọ́ra láti nídìí òkun torí òkun ọ mọ ẹni ọ̀wọ̀, ó máa ń gbé yan lọ ṣereṣere ni. Nítorí náà mo máa ń ṣọ́ra tí mo bá ti dé bẹ̀. Mo fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa láti gbafẹ́, láti ṣayé torí ayé gidi pọ̀ ní etí òkun. Bẹ́ẹ̀ni ń rà wọn olomọge, ń rà wọn orẹ tí un o ti pàdé ní tuntun. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa torí pé mo jẹ́ ẹeyan kan tó jẹ́ pó gbajúgbajà. Bẹ́ẹ̀ni, mo jẹ́ eeyan kan tó jẹ́ pé gbogbo araye mọ̀. Hhn, bẹ́ẹ̀ni. Ó de dá kí eeyan mọ gbogbo àwọn aládùúgbò rẹ̀ torí àwọn ni yóò gbà yan tó bá ti di ọjọ́ ìṣòro. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Bo tiẹ̀ jẹ́ wí pé àdúgbò tí mò ń gbé kò n ṣe àdúgbò kan tó jẹ́ wí pé, tó jẹ́ wí pé eró fi bẹ́ẹ̀ pọ̀ sí. Ṣùgbọ́n gbogbo àwọn tó wà ní agbègbè mi la mọ ra wa dáadáa, ta morúkọ ara wa, táa ba ti jí làárọ̀, táa ba ti ríra wa, a máa ń kíra dáadáa, táa máa yọmọ ra wa wípé Ọlọ́run tún ṣọ wa jí. Bẹ́ẹ̀ni, mo mọ wọ́n dáadáa, mọ wọ́n dáadáa. A jọ ní ìrẹ́pọ̀ tó dánmọ́rán. Bẹ́ẹ̀ni, emi a tawọn aládùúgbò mi á ní inú ìrẹ́pọ̀ tó dánmọ́rán tó sì jẹ́ tí kí, tí kì ní sì jẹ́ ẹ, nnkan tó jẹ́ pàtàkì nínú ọmọ enìyàn. Bẹ́ẹ̀ni, eeyan gbọdọ̀ máa arádúgbò ẹ dáadáa. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Bẹ́ẹ̀ à, mo fẹ́ràn láti máa jó dáadáa. Kódà! Alájọtà ni mí. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó. Ijó galala, ijó takasufe, ijó, ijó má, máa ju di, máa ju gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó. Fẹ́ràn láti máa jó. Bó ti e jẹ́ pé ẹyan kan ló kọ́ mi. Bẹ́ẹ̀ ni, em, obìnrin mi ló kọ́ mi láti máa jó. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó dáadáa. Ẹ̀h, bẹ́ẹ̀ ni. Ó dá kí eyan máa jó, ó tún máa ń jẹ́ kí ara, kí ara èèyàn jí wági wági wági wági wági wági wági. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn láti máa jó. Ti n bá ti jó bá hun, ẹ́, ara mi máa dá ṣáka ni. Hmm, ó kéré jù nnu osẹ̀. Wá, mo, tó, tó bí mo fẹ́ràn láti máa lọ sí, ẹ́ẹ́, ẹ́ẹ́, ibi tí wọ́n ti ń ṣe ìnáwó. Bẹ́ẹ̀ ni, oun lọ jó ń bẹ. Oun lọ jó, a náwó fún mi. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa jó. Bẹ́ẹ̀ ni.

Ń, mo máa ń wojú àwòrán ní bí ẹ̀ẹ̀kan, ẹ̀ẹ̀kan náà ni. Ẹ̀ẹ̀kan tí mo ba ti mura, tí mo ba ti jí láàrọ̀, tí mo we tí mo mú aṣọ tó dá sóòórùn, ẹ, màá lọ sí ojú àwòrán, màá lọ wò bó yá mó duri dáadáa, bó yá nǹkan kan ó ṣe ojú mi. Torí, ki olu ẹ má lọ déta, kọ́ máa maa lo sọ pé "kí ló ṣe ẹ́? Kí ló ṣe kínìkan?" Bẹ́ẹ̀ ni, o ti gbọdọ̀ kọ́kọ́ wo re dáadáa lójú àwòrán ẹ, lójú dígí ẹ ninú ilé kí o tó kúrò ilé. Torí ẹ náà ni, torí ẹ pé ẹ̀ẹ̀kan, ń, ẹ̀ẹ̀kan bí i méjì mo máa ń wo ojú àwòrán, ẹ, ẹ̀ẹ̀kan bí i méjì mo máa ń wojú àwòrán lójúmọ́. Bẹ́ẹ̀ ni, lojojúmọ́.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń wọ ohun ẹ̀ṣọ́, mo máa ń wọ ohun ẹ̀ṣọ́, mo máa ń wọ góòlù. Bẹ́ẹ̀ni, mo máa ń wọ góòlù, mo máa ń wọ ẹ̀gbà ọrùn, àwọn ẹ̀gbà ọrùn, mo máa ń wọ, ẹ, mo máa ń wọ aago gan an, mo máa ń wọ aago, ẹ̀gbà ọrùn, mo máa ń wọ ẹ̀gbà ọrùn dáadáa, Mọ máa ń lọ ohun ẹ̀ṣọ́ torí pé ohun ẹ̀ṣọ́ dá lára dáadáa torí ìrínisí ni ìsọ̀ní lọ́jọ́. Ẹ ní, ní ilẹ̀ Yorùbá a fi, a fi ìrínisí a fi ṣe nǹkan pàtàkì nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ni. Torí náà a máa ń fi ìrínisí, ìrínisí ẹ gbọdọ̀ dúró dédé. Torí náà ló gbọdọ̀ ṣe wọ ohun ẹ̀ṣọ́, ohun ẹ̀ṣọ́. Aráyé máa rí ẹ pé "huhun, èèyàn gidi ni, èèyàn báyìí, ò gbọdọ̀ múra ṣá. Ah, o gbọdọ̀ wọ ohun ẹ̀ṣọ́, ọ máa ń wọ góòlù, ọ máa ń wọ ẹ̀gbà ọrùn, mọ máa ń wọ ilèkè, ilèkè òyé. Odò olóyè náà ni mí mo máa ń wọ ilèkè òyé. Bẹ́ẹ̀ni.

Mọ máa ń ṣàyẹ̀wò ímeèlì mi níi, bi eméjì. Hmm, mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi dáadáa, dáadáa torí mo tún máa ń gba iṣẹ́ láti ímeèlì. A máa ń gba iṣẹ́ níbi iṣẹ́ wa láti imeèlì, imeelì. Tàbí tí bá dé ibẹ̀, a lọ́ wò pé ṣé kò ṣe wípé wọ́n ti, wọ́n ti fún wa ní, wọ́n ti fún wa ní ìpè o, wípé kí á lọ wò bóyá a gbà, bóyá a gba ìpè kankan láti ímeèlì, bóyá a gbà ìjísẹ́ kankan láti ímeèlì. Torí náà a máa ń wò tó, ẹ̀, mọ máa ń wo ímeèlì mi tó ẹ̀ẹ̀ ogún, bẹ́ẹ̀ni. Mọ máa ń wò tó ẹ̀ẹ̀ ogún lójúmọ́. Bẹ́ẹ̀ ni mo máà ṣe ayẹwò ímeèlì mi, mo máa ṣe ayẹ̀wò ímeèlì mi ní ẹ̀ oogún lójúmọ́. Bẹ́ẹ̀ ni. Torí ó jẹ́ ǹkan tó jẹ́ wípé ó jẹ́ pàtàkì nínú iṣẹ́ tí mò ń ṣe. Iye iṣẹ́ ránṣọránṣọ. Bẹ́ẹ̀ ni. Mo máa wò ẹ́, mo máa wò ó lẹ́ ẹ̀ẹ̀ oogún lójúmọ́.

Ẹn, eré ẹ̀fẹ̀ tó máa ń mú mi rẹ́rìn. Bẹ́ẹ̀ ni, ẹran ẹ̀fẹ̀, eré ẹ̀fẹ̀ ó máa ń mú mi rẹ́rìn tí mo máa ń wò ó ní orí, orí ẹ̀rọ àgbéká mi. Bẹ́ẹ̀ ni, àwọn, àwọn tó fi iṣẹ́ adénipòṣónú, bẹ́ẹ̀ ni àwọn tó fi iṣẹ́ adénipòṣónú tán fi siṣẹ́ ṣe, wọ́n máa ń fi àwọn iṣẹ́ wọn sórí, sórí ẹ́rọ awòrán tó máa ń pè ní YouTube or Facebook. Mo lọ síbẹ̀, mo lọ ń wo àwọn, àwọn eré orí ìtàgé kọ̀ọ̀kan tí wan ń tọwọ́ wọn jáde. Bẹ́ẹ̀ ni, tó ti máa ń mú òrè mí wú, tó sì máa ń mú mi rẹ́rìn dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa wò eré, mo máa wò eré lórí ẹ̀rọ àgbéká mi, mo sì máa rẹ́rìn, tinú mi máa ń dùn dáadáa. Mo sì ti máa ń rí káyé àwọn èèyàn náà máa dá tí mo bá ti rí tí nǹkan kan ṣẹlẹ̀ tó fẹ́ rìn wá, in ń rẹ́rìn torí ó dá kí èèyàn máa rẹ́rìn.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa kọrin, mo fẹ́ràn láti máa kọrin. Mo dè jẹ́ eyan kan tó je wipé mo ní ohùn dáadáa, ṣùgbọ́n mi ò tí fi bẹ́ẹ̀ mọ̀. Ẹ̀n, mo fẹ́ràn láti máa kọrin. Tí mo bá ti ń ránṣọ, tí mo bá ti ń ṣiṣẹ́, n ò mọ̀, mó ń forín sẹ́nu. Bẹ́ẹ̀ ni, mo máa dẹ̀ tún lọ sí ilé ìjọsìn mi ní ọjọ́ ìsinmi, mo tún lọ máa n kọrin n bẹ́ẹ̀ náà, tí ń kọrin sọ̀lọ̀run bẹ́ẹ̀ ni. Mo fẹ́ràn láti máa kọrin, mo sì fẹ́ràn láti máa kọrin tí mo bá ti wà tí mi ò ṣiṣẹ́, n tun mo kọrin tó jẹ́ pé, eh, orin tó máa fọkàn mi bálẹ̀, bẹ́ẹ̀ ni mo fẹ́ràn láti máa kọrin. Orin kikọ́ sì dáa, bẹ́ẹ̀ ni, ó wú yan lọ́rí gan. Orin kiko da, bẹ́ẹ̀ ni. Ṣe ìwọ náà fẹ́ràn láti máa kọrin? Nitoripe emi, mo fẹ́ràn láti máa kọrin. Bẹ́ẹ̀ ni, orin, orin ìbílẹ̀, bẹ́ẹ̀ ni orin ìbílẹ̀, orin, orin ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni. Mo sì fẹ́ràn láti máa kọrin ìgbàgbọ́ gẹ́gẹ́ bí mo bá ń gbọ́ orin. Mo nílò láti máa bo n tó paná.

Bí mo ṣe ń ti tọ́jú ara mi pọ̀, torí mi fi ara mi ṣeré. Rárá mo jẹ́ èèyan kan tó jẹ́ pé, mi fi ara mi ṣeré. Mo máa ń ní oṣooṣù, mo máa ra òògùn sílé. Bẹ́ẹ̀ni, mo máa ra òògùn sílé, ì lọ sí, tí n bá ti wá ra òògùn sílé, ì lọ sí eh ilé ìtọ́jú ara ẹni, ìyẹn hospital, ì lọ síbẹ̀, ì lọ, ì lọ ṣàyẹ̀wò gbogbo ẹg- agọ ara mi wípé ṣé kí, ṣé kò sí nǹkan kan, ì lọ wọ́dọ̀, bá dókítà wípé ṣé kò sí nǹkan kan, kí wọ́n bá mi wà yẹ̀wò ara mi. Tí wọ́n bá dẹ̀ ti yẹ̀wò, ì ń ra òògùn sílé, ì ń dẹ rọra máa ṣọ ṣẹnu láàárọ̀, kùtù lá, ní gbogbo àárọ̀. Bẹ́ẹ̀ni torí ara mi gbọdọ̀ jí pépé. Mo tún máa ń lọ sí bí í ẹ ta tí máa ń ṣe júpajùsẹ̀ júpajùsẹ̀ torí pé kí gbogbo ẹsẹ̀ àtọwọ́ kò le nà. Bẹ́ẹ̀ ni, kó má lọ fọ́, kó má lọ bọ́ sí ààrùn kògbóògùn or tàbí pé kíni. Mo dẹ̀ tún máa ń tọ́jú ara mi tí bá ti dọ̀rọ̀ ọ̀rọ̀ wàhálà, ì ń ṣí fi bẹ́ẹ̀ ṣe wàhálà, ì ń ṣí bẹ́ẹ̀ ṣe iṣẹ́ wàhálà.

Uhm ọjọ ọjọ ọjọ ìsinmi bẹ́ẹ̀ni, ọjọ abameta bẹ́ẹ̀ni, ọjọ abameta, ọjọ tí m bá tí lọ síbi iṣẹ́ ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Àmọ́ ó ní a lè sọ pé ní ojoojúmọ́ náà, mo máa sa ìmọ́tótó díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀, díẹ̀ kí n tó kúrò lọ, kí n tó kúrò lé lọ síbi iṣẹ́. Mo máa sa ìmọ́tótó díẹ̀, díẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ ẹ abameta ẹ, ọjọ́ ẹni gangan mo máa fí ìlẹ̀ tí mo máa fi ṣe gbogbo iṣẹ́ ilé mi ní ojú tó máa kojú Òṣuwon dáadáa. Ọjọ́ tí mo máa fọṣọ mi, tí màá gbálẹ̀, tí màá nu gbogbo inú ilé mi, gbogbo ìjàkárì iwọ́ tó wà níbẹ̀ tí mo máa gbọn, tí màá fọṣọ mi, tí màá lọ, tí màá tí màá san gbogbo koríko tó wà níbi ẹgbẹ́ ilé mi bẹ́ẹ̀ni. Ọjọ́ abameta mo máa ṣe torí pé mi n lọ síbi iṣẹ́ ní ọjọ́ náà. Torí ẹ ni mo ṣe fi ìmọ́tótó ilé mi mo ṣe fi sí ọjọ́ náà. Bẹ́ẹ̀ni ọjọ́ abameta bẹ́ẹ̀ni mo máa ṣe.

Ojú òpó ayélujára tí mo wà, mo ń lo, mo ń lo ẹ̀rọ, mo ń lo ojú òpó ayélujára Twitter, ẹ́, ta gbé kalẹ̀ látọwọ́ Elon Musk. Bẹ́ẹ̀ni, mo tún lo ti ti Instagram, mo tún lo ti Xkimi, mo ń lo ti Facebook, mo tún lo ti ẹ̀rọ kan tó ń pè ní ẹ̀rọ, ojú òpó ayélujára tó ń pè ní, ẹ́, WhatsAppu. Bẹ́ẹ̀ni, tí a mọ, máa fi ń, tí mo máa fi ń ṣe, tí mo máa fi ń ṣe, tí mo máa fi ń ṣe, tí mo máa fi ránṣẹ́ sí àwọn oníbàárà mi àtàwọn olójú olójulúmọ̀ mi. Bẹ́ẹ̀ni, mo lè tún wà lórí YouTube náà, mo tún wà lórí Twitter. Bẹ́ẹ̀ni, mo gbogbo ẹ̀pàtàpàtà olú, gbogbo ojú òpó, ojú òpó ayélujára ni mò ń lò. Bẹ́ẹ̀ni, torí ó ṣe pàtàkì fún iṣẹ́ tí mò ń ṣe. A gbọdọ wà lórí òpó ayélujára. Bẹ́ẹ̀ni, mo wà lórí Twitter, mo wà lórí Xkimi, mo wà lórí 2go, mo wà lórí Facebooku, mo wà lórí Twitter, mo wà lórí YouTube, mo wà lórí Instagramu. Bẹ́ẹ̀ni, gbogbo ẹ̀pàtàpàtà mo wà.

Kí ni ohun mímu tí mo fẹ́ràn jù? À, omi ni ó, omi ni omi, ohun mímu tí mo fẹ́ràn jù. Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn, ẹ́ń, ǹkan tó máa ń dùn jù bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n omi máa ń ṣara lóore dáadáa. Bẹ́ẹ̀ni, omi ni ohun tí mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ni, mo sì máa ń mú dáadáa. Ǹkan tó bá gán, omi tútù, ǹ ta bá fẹ́ sọ, tọ́ bá fẹ́, tọ́ bá fẹ́ mú omi dáadáa, omi tútù, mo fẹ́ràn láti máa ń mú omi tútù. Mo tẹ̀jẹ́ pé wọ́n sọ pé kò fi bẹ́ẹ̀ dára lára, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa ń mú omi tútù dáadáa. Torí náà ohun mímu tí mo fẹ́ràn jù, òun ni omi tútù. Bẹ́ẹ̀ni, omi tútù tí ó lábàwọ́n, tó ti ó, tó ṣẹ́ wọ́n, tó ti sẹwọn dáadáa. Mo bá ti ń ṣiṣẹ́ lọ́wọ́, ǹ fi omi tútù, ǹ fi sínú ikè, òún dà máa ṣẹmu. Bẹ́ẹ̀ni, òún dà máa ṣẹmu. Omi tútù ni mo fẹ́ràn jù. Bẹ́ẹ̀ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́, tó sì jẹ́ wí pé, ẹ́, ìwé mi, ẹ́, ìwé mi máa dára dáadáa. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Mo mọ̀ pé, ẹ́, àti kékeré ni mo ti kọ́. Bẹ́ẹ̀ni, pé kí a máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ àti kékeré mo ti kọ́. Torí náà, ẹ́, tí mo bá fẹ́ kọ́, tí mo bá fẹ́ kọ́ nǹkan tí a fẹ́ rà níbi iṣẹ́, ọwọ́ ni mo máa fi ń kọ́. Ìgbà tí mo wà ní ilé-ìwé, ọwọ́ náà ni mo máa ń lò tí mo máa fi ń kọ́ àwọn ìwé mi. Mo dẹ̀ tún kàwé gan-an lọ́wọ́ gan-an báyìí. Tí mo bá ti lọ sí ilé-ìwé, mo tún máa ń, ọwọ́ ni mo máa n fi ń kọ́ àwọn iṣẹ́ tí àwọn ọ̀gá ilé-ìwé bá kọ wá. Bẹ́ẹ̀ni, ọwọ́ ni. Mo máa lo ọwọ́ dáadáa, mo máa fi ń kọṣẹ́. Bẹ́ẹ̀ni, ọwọ́ ni mo máa fi ń kọṣẹ́ dá, mo máa fi ń kọ, kọ, kọ, wọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń kọ, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Bẹ́ẹ̀ ni, torí ìwé tó fi ọwọ́ kọ ló, ló dáa jù. Lọ́dọ̀ temi, òun ló dáa jù torí yóò yọ̀ dáadáa.

Ehn gíga ti mo ga to, mo ga to ẹsẹ̀ bàtà mẹ́fà. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹ̀yàn tó ga dáadáa. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹ̀yàn tó ga dáadáa. Bẹ́ẹ̀ni, tó jẹ, tó jẹ́ pé àwọn èèyàn gan máa ń pè mí ní ọmọ ga ẹsẹ̀ gún. Bẹ́ẹ̀ni, mo máa ga tó ẹsẹ̀ bàtà mẹ́fà. Bẹ́ẹ̀ni, mo máa ga tó ẹsẹ̀ bàtà mẹ́fà. Mo ga dáadáa o. Mo ga dáadáa, mo ga dáadáa. Mo jẹ́ ọmọ, mo jẹ́ ọmọ tó ga torí bàbá mi àti ìyá mi wọ́n ga. Gbogbo àwọn àbúrò mi gan ga, àti àwọn ẹ̀gbọ́n mi ga. So torí náà, ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ ló wà. Ehn mo ga dáadáa. Mi o ki nse èèyàn kúkúrú rárá. Ẹ̀yàn tó ga, tó ga dáadáa ni mí. Ẹsẹ̀ bàtà mẹ́fà ni mo fi ga.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò, bẹ́ẹ̀ni mo máa ṣe ìpè fídíò. Mo máa ń fi bẹ́ẹ̀ ṣe pẹ̀lú àwọn òbí mi. Bẹ́ẹ̀ni, tá ń wà ní ìlú aramọ̀kan, torí pé emi wà nílùú Adó. Hmm, a fi bẹ́ẹ̀ ríra dáadáa, torí náà tí mo bá fẹ́ pé wọ́n, wọ́n a fẹ́ kí n ṣe ìpè fídíò pẹ̀lú wọn, pẹ̀lú ẹrọ àgbéká, táa máa ríra wa, táa máa yọ̀ mọ́ra wa, á máa rojọ ara wa, tinu ara wa máa dùn. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni a jọ máa ń ṣe, mo máa ń ṣe ìpè fídíò dáadáa. Bẹ́ẹ̀ni, tá ń wà ní ìlú aramọ̀kan, torí pé emi wà nílùú Adó. Bẹ́ẹ̀ni, tí wọ́n bá fẹ́, tí wọ́n bá fẹ́ fi aṣọ tí wọ́n fẹ́ hàn, tàbí aṣọ tí wọ́n fẹ́ rán, tí wọ́n bá fẹ́ fi hàn mi, tí mo bá ti rí i pẹ̀lú ìpè fídíò, a máa ríra wa dáadáa, bẹ́ẹ̀ni.

Mọ máa ń fọnu ní ẹ̀ẹ̀méjì. Bẹ́ẹ̀ni, ní ojúmọ́, màá fọnu ní ẹ̀ẹ̀méjì lójúmọ́. Torí ó dá kí èèyàn máa fọnú dáadáa, màá fọnú láàárọ̀ kí n tó jẹun. Má ti dé ní alẹ́ kí n tó jẹun náà, màá tùn fọnu. Bẹ́ẹ̀ni, mo máa ń fọnu ní ẹ̀ẹ̀méjì lójúmọ́. Bẹ́ẹ̀ni, mo máa ń fọnú ní ẹ̀ẹ̀méjì torí, torí ẹyín olúwẹ náà ni. Kẹ́yìn ẹ má lọ kẹ́, torí e ni èèyàn ṣe gbọ́dọ̀ má fọnú ní ẹ̀ẹ̀méjì. Ó kéré jù ẹ́ẹ̀méjì lójoojúmọ́ bí àwọn ìlú òyìnbó ṣe kọ́ wa gangan gan ni yen. Pé ka máa ń fọnu ní ẹ̀ẹ̀méjì lójúmọ́ kò dẹ́ fọ dáadáa.

Mo máa ń gbá, mo jẹ́, ẹni tó máa ń gbá, tó máa ń gbá ereé, tó máa ń gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń gbá bọ́ọ̀lù. Bẹ́ẹ̀ni, òun ló jẹ́ ètò ìdárayá mi. Bẹ́ẹ̀ni, tí mo bá ti lọ láàárín ọ̀sẹ̀, màá lọ sí oríi, orí pápá, màá lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ la gbọ́ sọ gbá. Òun ló máa ń jẹ́ ètò ìdárayá tó máa ń jẹ́ ètò ìdárayá fún mi. Bẹ́ẹ̀ni, a ti máa ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo dẹ̀ fẹ́ràn rẹ̀ gidigidi, gidigidi. Mo fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá torí ó jẹ́ ǹkan tó jẹ́ pé ó máa ń, ó máa jẹ́ kí n ronú, ó máa ń jẹ́, ó tì, ó sì, ó dẹ̀ tun máa ń jẹ́ kí ara mi jí pépé dáadáa. Torí ẹ ni mo ṣe yàn láàyò láti jẹ́ ọ̀kan gbòógì nínú ètò ìdárayá mi.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Nítorí rẹ̀ ni mo ṣe fẹ́ràn láti máa dó sí, ẹ, láti máa dó sí ààyè tó wà ní iwájú ọkọ̀ ní ẹ̀gbẹ́ awakọ̀. Máa ń di ọjà ààbò. Bẹ́ẹ̀ni. Gbadé ọjà ààbò torí àti ó jẹ́, ọjà ààbò jẹ́ nǹkan tó jẹ́ pàtàkì, pàtàkì, pàtàkì tó bá ti wọnú ọkọ̀. Torí kò sí nǹkan tí ò le ṣẹlẹ̀ nínú ọkọ̀ o. Kò sí nǹkan tí ò le ṣẹlẹ̀. Ọkọ̀ ìjàmbá le ṣẹlẹ̀ tó dẹ̀ jẹ́ wípé tó bá ti di ọjà ààbò nígbà tí ọkọ̀ náà bá ti ní ìjàmbá, awó lọnu. Ó sì léwu, ó léwu fún ẹ̀mí ara ẹni. Torí rẹ̀ ló jẹ́ wípé tí mo bá ti kókó wọnú ọkọ̀, ẹ, ọjà ààbò náà ni mo máa kókó táwọ́ sí, kí n lè fi de ara mi dáadáa mọ́ orí àga tí mo jókòó sí. Sórí ibi tí mo jókòó sínú ọkọ̀. Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò. Bẹ́ẹ̀ni. Ó sì jẹ́, ó sì jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé èèyàn gbọdọ̀ mú lò. Torí rẹ̀ ni mo ṣe ń lò ó.

Nǹkan ìgbà ọmọdé mi, nǹkan ìgbà ọmọdé mi tí mo rántí ní ọjọ́ ta lọ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ní ìlú tí mo ti wá ní àrà mọ̀kọ̀ tí gbogbo àdúgbò wa àti ta lọ kọjú àdúgbò mi. Bẹ́ẹ̀ni, ta lọ gbá ní orí pápá ilé ìwé, ilé ìwé sẹ́kí-- ilé ìwé girama kan ta lọ gbá ta lọ fi ṣe, ta lọ fi ṣe ẹ́ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bẹ́ẹ̀ni, èmi ni mo wà lára, mo wà lára àwọn tó jọ gbá bọ́ọ̀lù náà. Ṣùgbọ́n nǹkan rántí tí mo rántí tó jẹ́ kí ó rántí jù, òun ni mo fẹsẹ̀, mo fẹsẹ̀ ṣèṣe lọ́jọ́ náà, tẹ́sẹ̀ náà wú tó wú gidigidigidigidi tí mo tún, tí mo tún fẹ́, mo fẹ́ lè máa bá ara mi ja pé kílódé tí mo fi lọ. Ó jẹ́ ọjọ́ kan tó jẹ́ pe mi ò lè gbàgbé láyé mi. Bẹ́ẹ̀ ni, ó jẹ́ ọjọ́ kan tí mo lè gbàgbé nígbà tí mo wà lọ́mọdé. Bẹ́ẹ̀ ni, ọjọ́ náà, ọjọ́ náà lágbára gan, torí ọṣẹ, ẹsẹ̀ náà ò fi mí lè títí tó bi ọ̀sẹ̀ méjì ló tó sọn.

Kò sí iléyi tí mi ò fẹ́ràn o. Kò sí iléyi tí mi ò fẹ́ràn torí mo jẹ́ ǹkan tó fẹ́ràn ìmọ́lẹ̀ Mo jẹ́ ǹkan tó fẹ́ràn ìmọ́lẹ̀ dáadáa. Kò sí ìmọ́lẹ̀ tí mi fẹ́ràn. Àti ìmọ́lẹ̀ àárọ̀ o àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́. Dáadáa ni ó ṣe lára mi, tó mo fẹ́ràn kí ìmọ́lẹ̀ mọ́ran dáadáa. Mo fẹ́ràn kí ìmọ́lẹ̀ mọ́ran. Torí náà àti ìmọ́lẹ̀ òwúrọ̀ o àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ o, mo fẹ́ràn rẹ̀. Irú ìmọ́lẹ̀ òwúrọ̀ báyìí, ó tún máa ń, ó tún máa ń ràn mí lọ́wọ́ tí mo bá ti di jí ní dàjí, tí mo máa tètè rí nǹkan tí mo fẹ́ ṣe, tí màá mọ̀ boya mo fẹ́ lọ pọn omi ni. Tí ìmọ́lẹ̀ bá ti wà ní àárọ̀, màá rí ìmọ́lẹ̀ tí màá fi lọ sí ìdi omi tí màá lọ fi, tí màá lọ fi pọn omi tí í ṣe àfiyà mí kíá, kíá, kíá, kíá. Toba de jẹ́ pé ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ náà ni tí mo máa fi, tí màá ma fi gba fẹ́. Ìmọ́lẹ̀ to jẹ́ pé mo le jókòó síta, màá ma gba fẹ́ torí pé ìmọ́lẹ̀ wà ni. Torí náà àti ìmọ́lẹ̀ òwúrọ̀ àti ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ kò sí ilé tí mi fẹ́ràn.

Bẹ́ẹ̀ni mo máa wọ agọ̀ ọwọ́. Bẹ́ẹ̀ni ó ti jẹ́ kókó kí ènìyàn máa wọ agọ̀ ọwọ́ gan. Bẹ́ẹ̀ni ó jẹ́ kókó kí èèyàn máa wọ agọ̀ ọwọ́, wà a lè mọ, ẹ́, ìgbà atí àkókò tó fi ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni wà a lè mọ ìgbà tí àkókò tó fi ń ṣiṣẹ́. Ó jẹ́ dandan o, mo dẹ̀, ó dẹ̀ jẹ́ ǹkan tí emi gan fẹ́ràn. Mo máa wọ agọ̀ ọwọ́ dáadáa, mo máa n ra tó bá tuti bá jẹ́ bá yi, má tú lọ rà mí. Mo máa, mo máa n jẹ́ kí agọ̀ ọwọ́ kó wà lọ́wọ́ mi ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ni torí mà a lè mọ ìṣẹ́jú kan tó kù láti parí iṣẹ́ báyìí, ìṣẹ́jú, ìṣẹ́jú kan tó kù láti parí iṣẹ́ báyìí. Ó tún máa ń fikún ara a, ara a, ẹ̀ṣọ́ ara gan. Bẹ́ẹ̀ni, yàtọ sí pé ènìyàn wà kò ní ouń wo òó ayẹ àkókò, ó tún máa fi sí ẹ̀ṣọ́ ara èèyàn. Bẹ́ẹ̀ni ó wà jẹ́ kí n fẹ́ràn rẹ̀

Rárá, bí mo ṣe máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú àpọ́nlé ni. Bẹ́ẹ̀ni, màá máa fi hàn fún wọn torí àpọ́nlé lójú ni gbogbo ǹkan tí èèyàn máa ṣe láyé. Bẹ́ẹ̀ ni, torí ò mọ orí èèyàn tó ń bá sọ̀rọ̀, ò mọ bí ẹni yen náà ṣe tó, ò mọ wípé, ò mọ boya eni to je wípé ó lè, tó lè gbé ẹ ga ni, ò mọ wípé, ò mọ pé ẹni tó lè fà á lọ́wọ́ sókè ni. Torí náà lò ṣe je pé o gbọdọ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, ẹ̀mí àpọ́nlé, o gbọdọ̀ pariwo mọ́ wọn. Torí náà mo máa ń fi àwọn oníbàárà mi, mo máa gbé wọn sórí, tó máa gbé wọn sórí òṣùwọ̀n tó gara jù. Bẹ́ẹ̀ ni, torí ọwọ́ wọn mo ti ń jẹ, tí ò bá si àwọn ko ní sì ẹ̀mi. Torí ẹ́, mo ṣe é fún ẹ jẹ́ kí àwọn oníbàárà mi kó jẹ́ ìkan gbógí ní àwọn ǹkan ṣẹ tí mo ń ṣe, gbogbo ǹkan tí mo bá máa ń ṣe, màá bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni, pẹ̀lú àpọ́nlé, pẹ̀lú ọ̀wọ̀. Bẹ́ẹ̀ ni, mo máa se àwọn oníbàárà mi dáadáa o. Bẹ́ẹ̀ ni.

Rárá mi tíì béèrè ìrànwọ́ torí mo ti ń, mo ti ń wò bí, bí ẹ̀rọ yìí ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ni, mo ti ń wò bí ẹ̀rọ yìí ṣe ń ṣiṣẹ́, mi tí ì béèrè ìrànwọ́ bá ẹ. Ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀ yìí, kọ̀sẹ̀ yí tó kolẹ̀, mo níí, mo ní nǹkan kan tó rú mi lójú tó tie jẹ́ wipé mo ti ní lọ́kàn pé mo máa béèrè ìrànwọ́ láti olùṣètò ẹ̀rọ yìí bẹ́ẹ̀ni, mo ti ní lọ́kàn. Ó tiẹ dá wọ́ yé jẹ pé ó jẹ́ ń kanra, ó jẹ ojú tó jẹ́ pé ó ran mí létí, mi tí ì béèrè ṣùgbọ́n màá béèrè, màá béèrè ọ̀rọ̀ nípa, nípa ẹ, nípa, nípa ẹ̀rọ mi tó ń ṣe bálabàla ni mi yò ṣe béèrè. Ṣùgbọ́n kọ̀sẹ̀ yí tó kolẹ̀, màá béèrè. O ṣeun, mi tí ì béèrè o ṣùgbọ́n màá ṣiṣẹ́ le lórí báyìí.

Tábìlì iṣẹ́ mi ò ga, ó ga dáadáa. Tábìlì iṣẹ́ mi ga torí èmi náà jẹ́, mo jẹ́ èèyàn kan tó ga, torí náà mo gbọ́dọ̀, mọ jẹ́ kí tábìlì iṣẹ́ mi kó ga sókè tó de jẹ́ pé mo gbé àwọn nǹkan kan lé lórí. Mo gbé bí bírò, ohùn ìkọ̀wé, ẹ́ n, mo dẹ̀, mo dẹ̀ gbé àwọn ẹ́ ètò, ètò ìṣúná bá ṣe ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ wa, mo gbé lé lórí náà. Lẹ́gbẹ̀ẹ́ tábìlì mi náà, ǹkan tí mo fi ń ránṣọ ó wà níbẹ̀. Ẹ̀mi gẹ́gẹ́ bí olùṣètò, èmi tó jẹ́ pé olùṣètò ibi iṣẹ́ wa, gbogbo nǹkan tó lè ran ibi iṣẹ́ wa lọ́wọ́ ló wà lórí tábìlì mi. Bẹ́ẹ̀ ni, tábì wọ́n dẹ̀ bá mi ko náà ni ẹ́ àwọn òyìnbó ló kan, a, a ránṣẹ́ sóyìnbó láti ìlú òyìnbó ni kan bá wà fi ránṣẹ́. Tábìlì náà ó, ó rẹwà dáadáa, ó rẹwà dáadáa tó sì ga, tó dè jépé igi tan fi kan a, no, no, no, no, no, a igi tó dáa ni, igi tó wúyàn lórí ni. Bẹ́ẹ̀ ni.

Ah bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ̀, ǹkan tó ṣele ni wipé ní àbùdá ni ìlú tí mò ń gbé kò fi bẹ́ẹ̀ sí ìdènà ọkọ̀ báyen torí, torí ẹm torí a fi bẹ́ẹ̀ pọ̀ ní ìlú tí à ń gbé a fi a dàbí ìlú Èkó tó jẹ́ wípé pẹ gbogbo ìdènà ọkọ̀ wà gidigidi ní gbogbo ọ̀nà tó bá gbà ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ni kò fi bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni ìlú Ado ní ìpínlẹ̀ Èkìtì nítorí náà ìdènà ọkọ̀ ò fi bẹ́ẹ̀ sí tó bá dẹ̀ wá kíákíá kíákíá kíá ni àwọn olùṣetó máa ń tọ́ àwọn ọkọ̀ náà sọ́nà tí gbogbo ojú pópó náà tí yóò fi tí yóò fi fọ́ tí yóò fi fọ́ bẹ́ẹ̀ ni a fi bẹ́ẹ̀ pọ̀ ní èèyàn níbẹ̀ ní ìpínlẹ̀ wa torí náà ọkọ̀ ò fi bẹ́ẹ̀ pọ̀, a dà wà ní bẹ́ẹ̀ ni.

Uhn, ó ma tó bí ọ̀sẹ̀ méjì báyìí tí mo ti la alà bùrúkù mọ̀. Àà ala bùrúkù, àh, mì n gbàdúrà a tí máa ń lá là bùrúkù o. O ti tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí mo ti la alà bùrúkù mọ̀. Ala nàá ó bá, ó bá mi lẹ́rù jọjọ, ó bá mi lẹ́rù jòjò. Ó bá mi lẹ́rù gan ni. O dẹ̀ jẹ́ wípé ní ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ wa, alà bùrúkù ò fi, kò, kò, kò ń ṣe, kò ṣe nǹkan tó dá láti máa lá. Torí náà miì gbàdúrà a ti padà ní alà bùrúkù kankan. Miì gbàdúrà la ti lá alà bùrúkù kankan. O ti tó bí ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ni, ọ̀sẹ̀ méjì tàbí ọ̀sẹ̀ méjì ààbọ̀ tí mo ti ní alà bùrúkù kẹ́yìn. Bẹ́ẹ̀ni, ó ti tó bí ọ̀sẹ̀ méjì ààbọ̀ tí mo ti ní alàbùrúkù kẹ́yìn. Ọjọ́ náà, ọjọ́ náà, torí pé ó dẹ̀ rẹ́ mi náà ni. Torí tí ohun tó bá ti rẹ́, tó bá ti rẹ̀ jù àti ní alà bùrúkù ò ṣe é ṣe dáadáa. Torí náà mii máa ń fẹ́ kí ó rẹ́ mi.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtulò ǹnkan, mo máa ń ṣe àtulò ǹnkan. Bẹ́ẹ̀ni, mo máa ṣe àtulò ǹkan dáadáa. Ara àwọn ǹnkan tí mo máa ń ṣe àtulò rẹ̀, àwọn ni bíi abọ́, abọ́ tó bá ti fi jẹun, bẹ́ẹ̀ ni máa fọ̀, màá tún padà lò ó. Bẹ́ẹ̀ni, ẹ́ ti mo bá lo, tí mo bá lo pọ́ọ̀tù, tí mo lo e-ekòkò tí mo fi ń, tí mo fi ń mu omi, tó bá dọ̀tí, màá tún padà lò ó. Bẹ́ẹ̀ni. Torí ọ̀ ẹ́ mi ò tí ì fi bẹ́ẹ̀ ní owó, mi ò tí ì fi bẹ́ẹ̀ ní owó, torí náà mi ò gbodo máa ju nǹkan dànù. Aṣọ náà, mo máa ń tún àtulò aṣọ dáadáa. Bàtà, mo máa ń ṣe àtulò bàtà, màá ṣe àtulò gnbo ǹnkan dáadáa kó tó di wípé ó máa gbó. Ẹ̀tò bá ma tí wá gbó, màá wá ju dànù. Tó bá ti gbó, màá ju dànù. Torí náà mo máa ń ṣe àtulò ǹnkan dáadáa o.

Uhm, a fẹ́, a fẹ́ ṣe eré ìdárayá kan ní ilé ìjọsìn wa. Bẹ́ẹ̀ni, wọ́n ní ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ni, ní ilé ìjọsìn wa a fẹ́ ṣe, eh, a fẹ́ ṣe, eh, ìkónilẹ́nujọ́, a fẹ́ ṣe ìkónilẹ́nujọ́ ní ilé ìjọsìn wa. Torí ẹ náà ni mo ṣe fi ọ̀sẹ̀ yìí fún wọn. Bẹ́ẹ̀ni, tó jẹ́ wípé ọ̀sẹ̀ náà máa dùn gan. Ọ̀sẹ̀ máa dùn. Óun ní ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí. Óun ní ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí. Mo dẹ̀ tí ń gbáradì gan fún, mo ti ń gbáradì fún, mo ti ra rá, mo ti ra ìrẹsì, mo ti rẹwà torí a máa se oúnjẹ wa ni. A máa sun oúnjẹ wa ni. Ó dàbí ìkónilẹ́nujọ́. Gbogbo awa àkọ́rin la máa wà nbẹ̀. A máa jáde lọ síta, a máa lọ kó ra wa lẹ́nu jọ torí ìfẹ́, kí ìfẹ́ náà tó kó, kó lè gberò si nínú wa. Torí rẹ̀ la yẹ fẹ́ ṣe irú kan báyìí. So èyí ni ètò mi fún ìparí ọ̀sẹ̀ yìí.

Mo máa ń fi aṣọ fífọ̀ mi. Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ fífọ̀ mi sí ọjọ́ Àlàmísì. Bẹ́ẹ̀ni, torí làárín ọ̀sẹ̀, mo máa n, mo máa n, mo máa n, mo ti máa ń, ọwọ́ mi máa ń dí. Bẹ́ẹ̀ ni, mo ti máa ń ṣiṣẹ́ jù. To jẹ́ kí mi n ní ráyè fọṣọ, mi n ní ráyè túnléṣe. Torí náà mo máa ń fi aṣọ fífọ̀ mi, mo máa n fi sí ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ Àlàmísì, ọjọ́ àbámẹ́ta àti ọjọ́ Àlàmísì tó jẹ́ wí pé màá kó gbogbo aṣọ mi, màá kó síta, màá lọ ra ọṣẹ́, màá fọ gbogbo e à mọ́ tóní tóní tóní tóní tóní. Torí pé ọjọ́ náà mii n lọ síbi iṣẹ́. Ọjọ́ náà mo máa ń ráyè láti máa fọ aṣọ. Uhm, ọjọ́ àbámẹ́ta bẹ́ẹ̀ni, ọjọ́ àti ọjọ́ Àlàmísì nígbà kan, nígbà kan mo máa ń fi sí ọjọ́ Àlàmísì but ṣùgbọ́n ọjọ́ àbámẹ́ta yen gangan gangan gangan ni ọjọ́ tí mo máa ń, ní ọjọ́ tí mo máa ń fọṣọ, ní ọjọ́ tí mo máa ń fọṣọ tó jẹ́ pé ọjọ́ tí mo ráyè láti fọṣọ.

N o máa ń lọ síbi orin dáadáa. Mo máa ń lọ síbi orin dáadáa torí mo jẹ́ èèyàn kan tó fẹ́ràn orin lọ́pọ̀lọpọ̀. Mo jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí orin lọ́pọ̀lọpọ̀. Mo máa ń lọ síbi orin dáadáa. Nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ tó lọ, mo lọ síbi orin tó ẹ̀ẹ̀mẹta. Ẹrọ, mo lọ síbi orin tó ẹ̀ẹ̀mẹta. Tí mo bá ti rí pé orí mi ti kún, tí mo rí pé ọpọlọ mi ti kún, màá tún lọ síbi orin. Máa lọ síbẹ̀, máa lọ gbọ́ orin. Ọpọlọ mi á tú ṣí torí orin jẹ́ nǹkan tó jẹ́ pé ó máa ń jẹ́ kí orí, orí fún ọ̀dọ̀, lọ́dọ̀ tèmi ó máa ń jẹ́ kó orí mí pé ni. Tó jẹ́ wípé tí mo bá ti lè máa gbọ orin báyìí, orí mi a máa ṣí. Òògùn wàhálà tí mo fi sórí a máa, a máa kúrò. A máa kúrò torí náà mo máa ń lọ síbi orin dáadáa. Ibi, ibi, ibi tí wọ́n bá tí ń kọ orin, ibi tí wọ́n bá tí ń, tí wọ́n bá tí ń kọ orin, gbogbo bẹ yẹn ló máa ń wù mí láti lọ. Mi fi ibi orin mi fi ṣeré rárá ra.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì oòrùn, mo ní gíláàsì oòrùn. Mo máa ní tó gíláàsì oòrùn mẹ́wàá. Mo ló lójú dúdú, mo ló lójú funfun, mo ló lójú pupa. Bẹ́ẹ̀ni mo ní gíláàsì oòrùn dáadáa. Mo nílé tó ní, tó ní ibi, tó ní irin létí, mo nílé tó ní igi létí. Bẹ́ẹ̀ni, tó lè jẹ́ pé mo máa rà wọ́n, mo máa, mo máa rà wọ́n tó ẹgbẹ̀rún márùn-ún márùn-ún fún èyọ́ kan kan. Bẹ́ẹ̀ni torí, ẹ́, àpọ̀jù oòrùn ò dáa fójú. Bẹ́ẹ̀ni dókítà mi ló sọ fún mi bẹ́ẹ́ pé àpọ̀jù oòrùn kò dáa fójú, pé kí a máa lo gíláàsì oòrùn. Torí ẹ ni mo máa ṣe ń lo gíláàsì oòrùn, mo máa níyẹ̀, bẹ́ẹ̀ni mo ní gíláàsì oòrùn. Mo ní tó márùn-ún nínú ilé mi, mo ní tó Kódà mo wọ ẹyòkan sójú gan bi mo ti ń sọ̀rọ̀ báyìí. Mo wọ ẹkan sójú, mo ní gíláàsì oòrùn márùn-ún.

Bí mo ṣe máa ń rántí adéhùn mi, mo jẹ́ èèyàn kan tó jẹ́ wípé mi ń gbàgbé adéhùn, torí wón ti sọ wípé tó bá fẹ́ jẹ́ èèyàn kan tó ní, tó bá fẹ́ jẹ́ èèyàn kan, àwọn Yorùbá máa ń sọ wípé tó bá fẹ́ jẹ́ èèyàn kan tí ó ní, ó fẹ́ ní àpọ́nle lára, o gbọdọ̀ máa gbagbé adéhùn. Torí adéhùn dàbí ọ̀rọ̀ tó sọ ni tó jùwè bò ṣe rí. Tó bá ti wá ye adéhùn kò ní dára. Torí náà mo máa ń fi adéhùn mi, mo máa ń fi sọ́kàn. Ọ̀kan ní ò, mo máa ń fi adéhùn mi sọ́kàn. Mo dẹ̀ tún máa ń lo ẹ̀rọ àgbéká mi gan tí mo máa ń kọ àwọn adéhùn mi sí àwọn, àwọn ẹ̀yà ibìkan nbẹ̀ tí mo jẹ́ wípé mo máa fi, tí mo bá ti lọ síbẹ̀, màá rántí gbogbo adéhùn tí mo dá fún èèyàn, gbogbo ibi tó yẹ kí n lọ, gbogbo òṣìṣẹ́ mi, ibẹ́ ni mo máa ń kọ sí tó jẹ́ kó máa tún máa rán mi létí. Ṣùgbọ́n ní gbogbo ìgbà adéhùn mi máa ń wà ní ọkàn mi tó jẹ́ pé mi n gbàgbé. Bẹ́ẹ̀ ni mo jẹ́ aládéhùn ẹ̀yàn kan, mi ń gbàgbé àwọn adéhùn mi, mo tètè máa ń rántí, ọkàn mi, ọkàn mo máa ń f'ádéhùn mi sí.

N-- mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi, mo ti pàdé wọn ní àná, mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi ní àná. Bẹ́ẹ̀ ni, àjọ máa ń ríra wa dáadáa, àjọ máa ń ríra wa dáadáa. Kódà, mo ti máa pàdé wọn lónìí. Bẹ́ẹ̀ni, torí mo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo fẹ́ràn ọ̀rẹ́, mo dè fẹ́ràn láti máa wà níbi tí àwọn èèyàn bá wà. Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi dáadáa, máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi dáadáa. Mo ti rí wọn ní àná, àtijọ́ wa, ta lọ sí ilé ìgbafẹ́ kan, ta lọ mú ìgò kan tàbí ìgò méjì ní ọtín ẹlẹ́rìndòdò. Bẹ́ẹ̀ni, èmi àti àwọn ọ̀rẹ́ mi, ta jọ jó, ta yo àwọn ta mú àwọn, àwọn obìnrin wa, ta mú wọn dání, ta jọ lọ. Bẹ́ẹ̀ni, torí náà mo wá, mo ti rí àwọn ọ̀rẹ́ mi lánàá, mo ti rí wọn ní ijẹ ta gan-an, ó rí wọn ní jẹrin. Bẹ́ẹ̀ ni, mo ti máa rí wọn lónìí náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ya àwòrán, mo fẹ́ràn láti máa ya àwòrán nítorí wípé àwòrán jẹ́ ǹkan tó jẹ́ pé ǹkan ìmúran, ìmúran ti èèyàn tó jẹ́ wípé ǹkan tó bá ti gbàgbé wa ti lọ wo àwòrán náà ni, tó jẹ́ pé wa dẹ̀ tó rántí ó jẹ́ ó dàbí ìṣítí tó jẹ́ pé wa fi rántí. Wọ àwọn àwòrán tí a ya bíi ru ọdún mẹ́wàá sẹ́yìn, a lè rántí ǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ṣùgbọ́n ìgbà ta bá tún wá wo àwòrán náà yóò tú ràn wa padà ta tun rántí, inú wa tún, inú wa tún dùn ta tun yọ bẹ́ẹ̀ni torí ẹ ni mi o ṣe fẹ́ràn láti máa ya àwòrán gbogbo ìgbà. Ko dà nínú, níbi tí mo ti ń ṣiṣẹ́ mo máa ń mú ẹ̀rọ, ẹ̀rọ àgbéká mi, mà sáré ya àwòrán màá tún dúró dédé nínú rẹ̀ torí náà mo fẹ́ràn láti máa ya àwòrán.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, mo tún máa ń fi ètò, ẹ́, ìtẹ̀jíṣẹ́ gan, mo tún máa ń fi ránṣẹ́ sí wọn pé ẹ̀ wá o, ẹ̀ wá bá wa, ẹ̀ wá, ẹ̀ wá, ẹ̀ wá bá wa ránṣọ o, ẹ̀ wá ránṣọ lọ́dọ̀ wa o. Torí wípé láìsí àwọn kò lè sí àwa. Torí náà àwọn oníbàárà wa wọ́n gbọdọ̀ máa gòkè si ní gbogbo ìgbà, gbogbo bẹ́ẹ̀ ni iye oníbàárà wa gbọdọ̀ máa gòkè si. Torí wípé bí oníbàárà bá ṣe, bí iye oníbàárà bá ṣe ń gòkè si, bẹ́ẹ̀ ni àpótí wa náà yóò ṣe máa gòkè si. Torí rẹ̀ lo jèpé a máa ń pè oníbàárà wa, a máa ń fi ètò, ẹ́, ìtẹ̀jíṣẹ́, a máa fi ránṣẹ́ sí wọn, a tún máa ń pè wọ́n gan lórí ẹ̀rọ gbéká wa. "Ẹ̀lóò o, ẹ́, báwo ni, báwo ni bẹ́ẹ̀ o, ẹ́, ẹ tún yọjú sí wa o. Ṣé ẹ̀ láso tẹ́ ẹ fẹ́ rán, tẹ ní, ṣe ẹ ní nǹkan tí ẹ fẹ́ rán wá?" A sì máa ń pè wọ́n ni yẹ́n, àwọn náà sì máa ń, àwọn náà sì máa ń jẹ wa. Bẹ́ẹ̀ ni.

Nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ò ní ìgbà tí àwọn ọmọṣẹ́ tí wọ́n bá ṣe iṣẹ́ wọn dáadáa tàbí tan bá ń ṣọlẹ̀. Bẹ́ẹ̀ ni, kìnní náà dẹ tun maa n ba iṣẹ́ jẹ torí ti ọmọ iṣẹ́ o báa ti, ti ọmọṣẹ́ bá ti ń ṣọlẹ̀, ìṣẹ́ a máa falẹ̀ ni. Torí náà ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ gan, tó jẹ́ pé tí a bá ti ń ṣọlẹ̀ báyìí, mo máa ń pariwo mọ́ wọ́n ni. Torí kí n máa ko "ya, ya, ya, yẹ yá ṣẹ́, yá ṣẹ́, yá ṣẹ́, yá ṣẹ́, yá ṣẹ́, yá ṣẹ́" torí ọwọ́ tó bá dílẹ̀, iṣe le ṣu n yá lò. Torí náà ìmẹ́lẹ́ ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́. Tí èèyàn bá ti ń ṣe ìmẹ́lẹ́, ó máa ń fún mi ní ìtara. Torí náà iṣẹ́ ìmẹ́lẹ́ ni, ìmẹ́lẹ́ nìkan ni, ìmẹ́lẹ́ àti ròjú. Ti o bá ti ń ròjú ma, ìtara máa wù, a pe iru írojù wo léleyi. Bẹ́ẹ̀ ni, tí ó sì ti, kìnní náà sì lòdì sí ìṣe tí à ń ṣe torí àwọn oníbàárà pọ̀nlẹ̀.

Mí, mi fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa rin òkè. Mi fi bẹ́ẹ̀ fẹ́ràn torí mo ní òye ojú. Bẹ́ẹ̀ni, tí n bá ti ṣẹ̀ṣẹ̀ wípé kí n rin òkè lọ sókè, a ti padà wá sísalẹ̀, yóò dogún ni. Nítorí náà mi ò fẹ́ràn láti máa rin òkè báyìí, láti máa rin òkè. Mi fi bẹ́ẹ̀, mi fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n tó bá gbà wípé kí n rìn, màá rìn. Wọ́n kò ṣe, kò ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa rìn. Torí mo ní òoyì ojú, a ti padà wá sí salẹ̀, ó máa di ìṣòro fún mi tí mo bá lọ sí, tí n báa, tí n báa sọ pé mo fẹ́ g'òkè. Bẹ́ẹ̀ni, àti padà wá sísalẹ̀, máa dí, ó máa di, ó máa di ìṣòro. So mi ò fẹ́ràn, mi ò fẹ́ràn láti máa rin òkè.

N, mi n lè ka iye ìgbà tí ni tí mo máa jẹ́ kí fóònù mi kó gbóná. N lè ka iye ìgbà náà torí kò se ǹnkan tó jẹ́ wipé ó dùn mọ́ mi n nú gan. A ti wipé fóònù mi bẹ́ẹ̀, fóònù mi náà ò fi bẹ́ẹ̀ ń gbóná, kò fi bẹ́ẹ̀ ń gbóná rárá, kò fi bẹ́ẹ̀ torí fóònù gidi ni. Kò fi bẹ́ẹ̀ ń gbóná torí náà bóyá bí ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀méjì, bó ya bi ẹ̀ẹ̀méjì ọ̀r ẹ̀ẹ̀kan àbí ẹ̀ẹ̀méjì ni fóònù mi máa ń gbóná. Tí ó bá rẹ́, máa dẹ̀ ti sáré gbilẹ̀ torí náà mi ò fi bẹ́ẹ̀ ń, fóònù mi ò fi bẹ́ẹ̀ ń gbóná. Torí mi ò fi bẹ́ẹ̀ ka, bóyá ẹ̀ẹ̀méjì or ẹ̀ẹ̀kan lójúmọ́ ni fóònù mi máa ń gbóná, a mi de fi bẹ́ẹ̀ ń tẹ náà, torí iṣẹ́ ni mo máa fi bẹ́ẹ̀ ń ṣe.

Mo máa ń fi, mo máa ń fi kọ́kọ́rọ́ mi ṣàpò ni. Bẹ́ẹ̀ni, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí àpò ṣòkòtò mi ní gbogbo ìgbà nítorí pé kò sí tí mo fe máa fi sí nàá́, kò se pe mo bá yàn gbé le. Inú kọ́kọ́rọ́ ẹ máa wà, inú àpò ẹ ni kọ́kọ́rọ́ ẹ máa wà. Yóò jẹ́ pé mo máa ń gbìyànjú láti jẹ́ pé ó máa sọnù, so ti ó bá fi lè sọnù, tèmi gbé nú. Mm-hm, mm-hm, mo máa ń gbìyànjú pé kó máa sọnù. Ti eeyan, tàbí tí èèyàn imi bá wá mi wálé, to jẹ́ bí ìyá mi tàbí òbírin afe soná mi, mo lè fún wọn ní kọ́kọ́rọ́ ọ̀kan, or ki n kiku fún wọn nigbogbo ẹ̀ tí o bá jẹ pe wọn wà n lé. Mm-hm, àmọ́ tí ó bá ti, tí ó bá ti sí ní le inú àpò mi, mo máa n fi kọ́kọ́rọ́ sí.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀, màá tẹ̀lé. Bí wọ́n bá sọ pé ago méjò ní kí a dé o, èmi ti máa dé bẹ́ẹ̀ ní ago méje àbọ̀. Bẹ́ẹ̀ni, torí èmi mọ̀ wípé tí mo bá pé dé ibẹ̀ tí ọkọ̀ bá ti te tékòó létí, ó ti lọ nìyen. Torí náà mo máa ń tẹ̀lé òfin wọn dáadáa. Ìgbà ìgbàjọba tí wọ́n fẹ́ lọ wọ ọkọ̀ òfurufú, mo máa ń tètè dé ibẹ̀. Torí ọkọ̀ òfurufú ò rí bí ọkọ̀ tó ń rìn lẹ́ẹ̀ tí wọ́n tó bá ti lè pẹ́, tó bá àkókò tó ń sọ kí ko dé tí wọ́n pé tó bá dé, à tí ẹ gbé nù wọn. Wọ́n máa dé sọ pé wọ́n fẹ́ yẹ eru mi wo náà, mo máa ń gbé eru mi fún wọn, kan bá mi kọ ń yẹ̀wò torí òfin ibẹ̀ náà ni ẹ. Torí náà mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn títà mi. Bẹ́ẹ̀ni, ní lọ́pọ̀ ọgbà, ọ̀pọ̀ igbà. A dẹ̀ máa n rí àwọn ìgbà tó jẹ́ pé torí oṣù, oṣooṣù lèmi máa ń ṣe, oṣooṣù lèmi máa ń fi àfojúsùn títà mi sí. A dẹ̀ rí ọ̀pọ̀ ọgbà náà níbi iṣẹ́ wa tó jẹ́ pé a ń dé àfojúsùn títà wa o. Torí ó ṣaà mọ́ wípé ko i ṣe gbogbo ìgbà ni ọbẹ̀ ìya amura máa ń dùn. Bẹ́ẹ̀ni, torí náà ko i ṣe gbogbo ìgbà ni a máa ń tà, ko i ṣe gbogbo oṣù ló máa ń da. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà a máa ń pàdé àfojúsùn títà wa torí a máa ń mura sí iṣẹ́ láti bẹ̀rẹ̀. Torí a ti mura sí iṣẹ́, ó jẹ́ kókó, to ba ti mura sí iṣẹ́, iṣẹ́ e máa wọlé. Torí náà àwa máa ń mura sí iṣẹ́ dáadáa. So láti pa-- torí náà láti pàdé àfojúsùn títà wa, làti pàdé àfojúsùn títà wa loṣooṣù.

Nígbà kẹ́yìn tí mo kọ́ ǹkan tuntun níbi iṣẹ́, tí m bá rán tí ó máa tó bí ọ̀sẹ̀ méjì. Bẹ́ẹ̀ ni, nígbà tí ọ̀gá ìbílẹ̀ iṣẹ́ wa tó tún gbé àwọn òyìnbó kan wá láti ilẹ̀ Singapore. Bẹ́ẹ̀ ni, gbogbo wọn láti ilẹ̀ Singapore pé kọ́n wá kọ́ wa bó ṣe ń rán aṣọ òyìnbó. Bẹ́ẹ̀ ni, pé kọ́n wá kọ́ wa láti wàá bo n ṣe ń rán aṣọ òyìnbó. Ìgbà tí wọ́n dé dé náà, ara wọn balẹ̀ dáadáa. Ara awa t'owọn bá náà, ara wa balẹ̀. Àwọn kọ́ wa adimọ́ọ́. Ó máa tó bí ọjọ́ mẹ́ta sí ọjọ́ sí ọ̀sẹ̀ kan tí wọ́n fi kọ́ wa, kọn tó padà sí orílẹ̀-èdè wọn ní Singapore. Ìgbà yẹn ló jẹ́ ìgbà ìkẹ́yìn tí mo, tí mo ti kọ́ ǹkan tuntun. Bẹ́ẹ̀ ni, tí mo ti kọ́ ǹkan, ó tó bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn bayií tí mo fi kọ́ ǹkan tuntun. Ọ̀gá wa ló gbé wọn wá láti Singapore. Bẹ́ẹ̀ ni, àti ránṣọ tuntun náà ni mo fi kọ́, tí mo sì mọ̀ dáadáa.

Kí ni wọ́n máa ń ṣe nígbà tí wọ́n bá dúró dè nǹkan? Mo máa ń gbìyànjú láti wá nǹkan tó jẹ́ wípé ó máa, tó máa jẹ́ kí n, tí ó ní jẹ́ kí n máa retí nǹkan náà jù bẹ́ẹ̀ lọ torí, ẹ́, kò dá kí ọmọ arúnú jù tó bá fẹ́ retí nǹkan. Ó máa lọ jẹ́ wípé kí ni òní lọ bọ́ sí. Tí ó bá dẹ̀ tí lọ bọ́ sí, à! Nǹkan mi ló dànù. Ó lè dàsán sí èèyàn lára, tàbí kó fà nkàn mi sí ọ̀nà lára. Torí náà, mi ò fi bẹ́ẹ̀ fọkàn sí nǹkan tí mo bá ń retí, mi ò fi bẹ́ẹ̀ ń fọkàn sí. Torí tí mo bá ti fọkàn sí jù, ó máa fà á, tó, tí ó bá padà wá lọ wá, ó lè fà nǹkan mi sí ọ̀nà lára, tí ó dẹ̀ yẹ wípé èmi ò fẹ́ rárá, mi ò fẹ́ rán nǹkan bẹ́ẹ̀. Torí náà, mo máa fojú sùn mi tí mo bá ti fẹ́, tí mo bá dúró dè nǹkan báyìí, mi ò fi bẹ́ẹ̀ ń fọkàn sí. Mo sì mọ̀ pé tí mo máa ma fi rí, mo máa rí iná ni. Tí mo bá ti rí, mi ń rí iná ni.

Uhm, mi ò lè sọ pé mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn, torí ó ti pẹ́ tí mo ti kọ lẹ́tà mọ́. Ó pẹ́, o ṣà mọ̀ pé ẹ̀rọ ayélujára ti dé. Àyàfi tí mo bá fẹ́ lọ sí ímelì tí mo ló fẹ́ lọ kọ lẹ́tà, bẹ́ẹ̀ ni. But to bá jẹ lẹ́tà afọwọ́kọ, ó pẹ́ tí mo kọ lẹ́tà fún èniyàn mọ Ó pẹ́ ẹ̀rọ ìtẹ̀jísẹ́ lemi máa ṣe sí wọn tàbí kí n pe wọ́n ní ìpé, eh, à ń gbóhùn ara ẹni. Nǹkan tí mo máa fi bẹ́ẹ̀ ṣe nìyẹn. Torí náà, torí pé i, i, iye yára ju kí kọ lẹ́tà lọ. Iye yára ju kí kọ lẹ́tà lọ. Torí náà mi ò fi bẹ́ẹ̀, mi ò kọ́, mi, mi, mi ò fi bẹ́ẹ̀ ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Mi ò fi bẹ́ẹ̀ ń kọ lẹ́tà fún àwọn èèyàn. Mo fẹ́ lè sọ pé mi ò kọ rí gan. Mo fẹ́ lè sọ pé mi kọ orí. Mo fe e ni kọ́, mi kọ orí. Mo máa ń pè é ni bẹ́ẹ̀ ni.

Ìgbà tí ẹ̀rọ ayárabíàṣá mi tó bá ti fẹ́ máa bàjẹ́, tó ti di wípé kò wúlò fún mi mọ́, tó ti di wípé ó ti ń tako iṣẹ́ tí mò ń ṣe, tó ti di wípé mo ní láti wá máa, láti máa ṣe wàhálà kí n tó rí lò, ìgbà náà ni mo tó máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ọ̀nà mó jẹ̀ tú lè rí mí tó jẹ́ wípé ó wù mí, tó ṣe ìṣe jáde tí mo rí lọ́wọ́ èèyàn kan tí mo rí bó ṣe rí lọ́wọ́, tí mo rí pé ó yára dáadáa, mo tún lè ra kó jẹ́ pé a fi ti ẹ̀rọ ayárabíàṣá ta pé méjì sí mi lọ́wọ́, hmm a pé meji si mi lọwọ Ṣùgbọ́n tí n bá ti rí tí ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá mi tí ò dẹ̀ tú fún mi ní ìyọnu, mo máa jókòó jẹ́ ẹni, màá lọ fi owó mi ṣe nǹkan mi. Torí náà tí, tí mo bá ti tí ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá mi tó bá ti fún mi ní, ní wàhálà ni mo máa ra ẹ̀rọ ayárabíàṣá mi, tá bí ti mo bá rí eleyi tó dá lọ́wọ́ èèyàn kan.

Ọjà tuntun tí ìgbà tí ọjà tuntun bá máa jáde kò fi bẹ́ẹ̀ ní àkókò kan pàtó, àti ìrètí ẹ̀ náà ni. Kò fi bẹ́ẹ̀ ní àkókò kan pàtó kan tó jẹ́ pé ọjà tuntun máa jáde. Ṣùgbọ́n bá ṣe n wò kó tó di bí oṣù kan síbi tá wá ẹ, o yẹ́ ká rọ́jà tuntun. Àwa gan tí ń ṣe ìrètí rẹ tipẹ́. Ṣe ìwọ náà fẹ́ rà ni? A náà ti ń ṣe ìrètí rẹ tipẹ́ o.

Bẹ́ẹ̀ni, bẹ́́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn tí mo fẹ́ràn, mo ní ajá, mo dẹ̀ ní olóńgbò, bẹ́ẹ̀ni, ìyẹn tí àwọn kan tu n máa ń pè ní musù, bẹ́ẹ̀ni. Ajá náà ni mo kọ́ ra, ajá òyìnbó, bẹ́ẹ̀ni, mo rà ní, ẹ̀, ọgọ́rùn, ọgọ́rùn, ẹgbẹ̀rún, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn naira ní ọdún bí ọdún mẹ́ta sẹ́yìn, bẹ́ẹ̀ni. N boo ṣùgbọ́n ní ọdún, ní ọdún tó kọjá ni mo ṣe ra olóńgbò mi, bẹ́ẹ̀ni. O ni àwọn ẹranko ọ̀sìn. Mo dẹ̀ tun ní pẹpẹyẹ náà, ọ̀ní pẹpẹyẹ tí mo ń sin ní ẹ̀kúnle mi, mo dẹ̀ tun ní adìẹ tí mò ń sìn torí kó tó di gbá, ẹ̀, kó tó di gbá ajìndé, adìẹ tí mo máa pa tí mo ma fi ṣe ọdún. Mo dẹ̀ tun ní, mo dẹ̀ tun ń sin ologoṣẹ́ náà, mo tun ni ologoṣẹ́.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ni. Bẹ́ẹ̀ni, a, mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gidi. Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá dáadáa tó jẹ́ jẹ́ pé, tó jẹ́ jẹ́ pé mi gan-an mo mọ̀ ọ́n gbá. Nǹkan tí mo bá ti mọ̀ ọ́n gbá náà ni mo máa fẹ́ràn jù. Mo fẹ́ràn sì gidi tó jẹ́ pé láàárín ọ̀sẹ̀ mi ò le ṣe kí n má gba, kí n má gba bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Bẹ́ẹ̀ni, ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn, tí mo dọ̀yàn láàyò dáadáa tó jẹ́ pé ìkan, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú àwọn ọ̀rẹ́ mi gan-an ló jẹ́ pé a yàn láàyò gẹ́gẹ́ bí ọkùnrin. Eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá jẹ́, ó jẹ́ eré ìdárayá tí ọkùnrin máa ń fẹ́ràn. Bẹ́ẹ̀ni, ó jẹ́ eré ìdárayá tí ọkùnrin máa ń fẹ́ràn tó sì, tó sì máa ń pokùnrin lé dáadáa. Nítorí náà mo fẹ́ràn rẹ̀ o. Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Àwọn bí Ronaldo, bí Messi mo fẹ́ràn wọ́n gan-an dáadáa.

N ò mí mọ àmì ìràwọ mi tóbẹ̀, torí mi ò fi bẹ́ẹ̀, mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú àwọn bí àmì ìràwọ̀, mi ò fi bẹ́ẹ̀ gbàgbọ́ nínú rẹ̀. Ṣugbọn tí mo bá rí iyán tó sọ fún mi, tí mo dẹ̀ rí pé ó fẹ́ jọ ìwà mi, torí pé mo máa ń gbọ́ pé ẹ̀, àmì ìràwọ máa ń tọ́mọ ìwà èèyàn, tí wọ́n bá fi jẹ́ pé ó jọ ìwà mi, tí mo dẹ̀ rí pé kíni, pé ó fẹ́, ẹni náà fẹ́ jánà. Mò lè gbàgbọ́ nípa rẹ̀. Àmọ́ báẹ̀ẹ̀yí, mi ì tíì mọ àmì ìràwọ mi. Tó dẹ̀ tú jẹ́ pé mo fẹ́, mo fẹ́ mọ̀, mo fẹ́ mọ̀, mòọ́ dẹ̀ máa ṣèlé lórí í gan-an láìpẹ́ tí mo máa mọ àmì ìràwọ mi. Bẹ́ẹ̀ni, mo máa mọ ìràwọ mi, ṣùgbọ́n mi ì tíì mọ̀ báẹ̀ẹ̀yí. Báẹ̀ẹ̀yí, báẹ̀ẹ̀yí, mi ì tíì mọ̀. Ṣugbọn tí a bá máa fi rí bí oṣù kan tàbí méjì, màá gbìyànjú à ti mọ ìràwọ náà.

Mo máa ń fẹ́ràn áti wo ẹ̀kọ́ nípa ẹranko tí mo bá fẹ́ lọ sùn torí mo jẹ́ èèyàn tó fẹ́ràn ẹranko púpọ̀. Bẹ́ẹ̀ ni, mo jẹ́ ènìyàn kan tó fẹ́ ẹranko púpọ̀, ìrìn sí wọn, ìgbésí ayé wọn, bi won ṣe máa ń bára wọn ṣe, biwon ṣe máa ń bára wọn lopọ̀, bi won ṣe máa ń-- níbi tó ń gbé, bi won ṣe ń jẹun, bi won ṣe ń rìn. Bẹ́ẹ̀ ni, mà máa ń fẹ́ ní ìmọ̀ nípa wọn. Nítorí náà tí mo bá fẹ́ lọ sùn, mo máa sáré gbo ìmọ̀ nípa ẹranko. Bẹ́ẹ̀ ni, nípa kìnnìún, nípa erin, nípa amọ́tẹ́kùn, nípa ẹja, nípa ejò. Bẹ́ẹ̀ ni, wọ́n máa ń fẹ́ràn láti máa mọ̀ nípa wọn dáadáa torí wípé wọ́n jẹ́ ìkan gbòógì lára ìṣẹ̀dálẹ̀ ẹ, ìṣẹ̀dálẹ̀ ayé yìí. Bẹ́ẹ̀ ni a gbọdọ̀ fi, a gbọdọ̀ fọ́wọ́ro wọn sẹ́yìn. Bẹ́ẹ̀ ni.

À báì ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. À mo fẹ́ràn oúnjẹ tó ní ata dáadáa. Ehn, tójẹ̀jẹ̀ wípé ó dà ní ìpínlẹ̀ tí mo ti wá, ní ìpínlẹ̀ Èkìtì. Ajàjà ní ilẹ̀ Yorùbá, ilẹ̀ tí wá ti wá, a fẹ́ràn oúnjẹ tó láta dáadáa, tó láta dáadáa. Torí pé tàaba tí jẹ oúnjẹ tó láta, ó máa rìn wá lára ni. Torí pé gbogbo ẹnu wa ló máa máa wọ́tọ́. Torí náà a ti wọn ti fi kọ́ wa láti kékeré láti jẹ oúnjẹ tó láta, tó láta dáadáa, tó láta dáadáa. Tójẹ́ pé è wá mọ̀ pé, "hín hín oúnjẹ yìí ó láta." Bẹ́ẹ̀ ni. A tì bá ti jẹ́ gbọ́ pé àwọn òyìnbó ò fẹ́, wípé è àwọn ò fẹ́ oúnjẹ tó láta. Ṣùgbọ́n ní ilẹ̀ wa nílẹ̀ Adúláwọ̀, a fẹ́ran ata o, a máa jẹ ata. Nítorí náà mo fẹ́ran kí oúnjẹ mi ní ata. Mí lè jẹ oúnjẹ tí ò láta, kò sí nkan tó ń jẹ bẹ́. Mi ò lè jẹ oúnjẹ tí ò láta. Kí n sì, kí n sì ọbẹ̀, màá fi oúnjẹ, màá fi ata sí i. Kí n sì ìrẹsì, yẹn ni jọ̀lọ́fù ràísì, màá se, màá a fi ata toto, màá fi sí i.

Ẹ̀ṣọ́ tí mo fẹ́ràn jù, ó ní ẹ̀gbà ọrùn. Bẹ́ẹ̀ni, ẹ̀gbà ọrùn tí àwọn olóyìnbo máa ń pè ní gold, ẹ̀gbà ọrùn gold, ẹ̀gbà ọrùn ice. Bẹ́ẹ̀ni, ó jẹ́ ẹ̀gbà ọrùn tó jẹ́ wí pé, fún àpẹẹrẹ báyìí, ẹ̀gbà ọrùn góòlù, ó jẹ́ ẹ̀gbà ọrùn tó jẹ́ wí pé ó máa ń jẹ́ kí àwọn èèyàn kó yàn lé láàárín ìgboro. A sọ pé olówó lẹ̀ nii, ọlọ́lá ni. Torí náà mo fẹ́ràn ẹ̀gbà ọrùn góòlù. Nítotó ó wọ́n, ó wọ́n ṣóówó, àmọ́ gbogbo, gbogbo ẹ̀ ló ní, ló ní, ló ní, ló ní ibo ṣe gbéra sókè, ó ní ibo ṣe gbéra sókè. Wọ́n ní ilé tán ṣe fún irú àwa, wọ́n ní ilé tó jẹ́ kí wọ́n ṣe fún àwọn tó lo olówó ayé. Nítorí náà ilé tó jẹ́ ilé tó lè tán ṣe fún irú àwa ilẹ̀ mi máa ń lo ẹ̀gbà ọrùn. Mo dẹ̀ tún mọ, mo dẹ̀ tún fẹ́ràn aago náà, aago. Mo máa ń fẹ́ràn kí, kí n lo aago ṣọ́wọ́. Ó máa ń jẹ́ kí, ó jẹ́ kí, ó máa ń jẹ́ kí n joyàn pàtàkì. Bẹ́ẹ̀ni, kí n dẹ̀ tó lù lẹ́kẹ̀. Ẹ.

Bẹ́ẹ̀ni ojú mi dára, ojú mi dára tó jẹ́ pé mo tún máa ń lo ìdáàbòbò ọ̀òrùn fún ojú mi gẹ́gẹ́ bí ọmọkùnrin. Ojú mi dára tí àwọn ẹ̀yàn gbọ́dọ̀ máa sọ fún mi wípé, "àáà, àwọn fẹ́ràn ojú rẹ o." Bẹ́ẹ̀ni torí ó gbọ́dọ̀, ojú ẹ gbọ́dọ̀ dára gẹ́gẹ́ bí ọmọkùnrin bó ṣe pé kò dàbí ẹni tí ìyà ń jẹ. Bẹ́ẹ̀ni, tó dẹ̀ ti ẹ̀ pé mo dẹ̀ tún ń ṣiṣẹ́, mo tún, mo ní tọ́rọ́kọ́bọ̀ lọ́wọ́ tó jẹ́ wípé mo lè fi ra ẹ̀sọ́ tí mo máa fi ra ojú tí mo máa fi, tí mo máa fi ṣe kí ní, ẹ̀yìn ojú mi náà ó dé tún dá. Mi ò ní, mi ò ní àìsàn kan lójú, ojú mi máa ń fìýin, fìýin, fìýin tó jẹ́ wípé mi ń lògò tó jẹ́ wípé tí mo bá fẹ́ kàwé mo máa ń kàwé dáadáa.

Ah, mi ò ní ọkọ̀, mi ò ní ọkọ̀, mi ti ní ọkọ̀ báyìí ṣùgbọ́n mo, mo ní lọ́kàn láti ra, mo ní lọ́kàn láti ra k'ọdun yi tó kó lẹ̀, mo ní lọ́kàn láti ra ọkọ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bẹ́ẹ̀ ni. Torí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó kò rọrùn láti rà. Bẹ́ẹ̀ ni, tí a bá máa wo ètò ìsúná àti bí ọrọ̀ orílẹ̀-èdè wa ṣe rí, gbogbo rẹ̀ ló le koko koko koko koko bí ojú ẹja. Nítorí náà, a ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó, ó jẹ́ ǹkan tó jẹ́ wipé o máa ní láti fara sí dáadáa kó tó lè yọrí rẹ̀. Àmọ́ mo, mo, ó ti wà nínú, nínú ǹkan tó ń jẹ mí lọ́kàn tí mo dẹ sọ pé mo máa rà k'ọdun yi tó kó lẹ̀ láṣẹ Olódùmarè. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n mi ò tí ì ní ọkọ̀ o.

Bẹ́ẹ̀ni o, mo máa ń rìn ní àlàáfíà, mo jẹ́ ẹnìkan ṣẹ́ kí mo fẹ́ràn àlàáfíà gan. Mi ò ní jàgídíjàgan ènìyàn kan. Jẹ́ ẹ jẹ́jẹ̀ mi mo máa lọ. Torí ọmọlúwàbí kò gbọdọ̀ má jà, o gbọdọ̀ má wà ní àlàáfíà. Ni àlàáfíà ni ó gboyè ohun gbogbo. Tó bá lówó gan, tí o bá ṣàláàfíà, wàhálà ni. Nítorí náà mo jẹ́ kí àlàáfíà jẹ́, ó jẹ́ nǹkan burúkú nínú àwọn nǹkan tí mo fi ṣe nǹkan pàtàkì nínú ayé mi. Mi ò hín jà, mi ò hín ṣẹ̀ wàhálà, tó dẹ̀ ẹ tún jẹ́ wí pé gbogbo ẹ̀yà ara mi ló pé, mi ò hín, tí mo bá rí pé orí fẹ́ fọ́ mi, mo máa tètè wó gùn lọ. Tí mo bá gbẹ́ ẹ̀dọ̀ fi máa dùn mi, mo máa tètè wó gùn lọ. Mi ò hín fi ara mi ṣeré. Nítorí náà mo máa ń rìn ní àlàáfíà o. Tó jẹ́ pé mo máa ń rìn tẹ́ ẹ pé mi ò hín wo ẹyin, bóyá ẹnìkan máa gbé mi, báyìí bóyá àwọn kan máa wá ṣe mi jàm̀bá, bóyá torí pé mo ṣẹ̀ wọ́n, torí pé mi ò hín ṣe ẹ̀nìyàn kan kan.

Rárá o, mi ò gbé àpò ẹ̀yìn. À, àpò ẹ̀yìn bá o. Iṣẹ́ mi ò jọ mọ́ iṣẹ́ àpò ẹ̀yìn rárá. Ṣùgbọ́n mo ti gbérí nígbà tí mo wà kékeré. Pẹ̀lú iṣẹ́ pẹ̀lú bàbá mi. Bàbá mi, mo ti gbérí nígbà tí mo wà kékeré pẹ̀lú bàbá mi. Ṣùgbọ́n báyìí, mi ò gbé àpò ẹ̀yìn mọ́ o. Ò pé ó ti máa tó gun ọdún tí mo ti gbé àpò ẹ̀yìn mọ́. Gbé àpò ẹ̀yìn, iṣẹ́ ránsọ̀rọ̀sọ ni mò yan láàyò. Torí ẹ jẹ́ wípé mi ò mọ̀ dáadáa tí mo ti ẹ̀ ń ṣe lójú méjèèjì. Nítorí náà kò sí ìdí kan tàbí kejì tí mo máa sọ wípé mo máa fi gbé àpò ẹ̀yìn. Nítorí náà mi ò gbé àpò ẹ̀yìn. Ó ti bọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kàwé. Mo fẹ́ràn láti máa kàwé gan. Mo fẹ́ràn láti máa kàwé tó jẹ́ wí pé mo tún ń lọ fún ètò ẹ̀kọ́ gan lọ́wọ́ ní apá kan wípé kí n tó le múra sí ẹ̀kọ́ mi. Nítorí náà mo máa ń kàwé dáadáa, mo máa ń kàwé dáadáa. Mi fi ìwé ṣeré, mo jẹ́ ẹyan kan tó fẹ́ràn ìwé, fẹ́ràn ìwé, ìwé kẹ́mísítírì, ìwé ìmọ̀ ẹ̀rọ oríṣiríṣi ìwé ni mo máa ń ka. Ìwé, ìwé orin gan, mo máa ń kàwé orin. Kò síru ìwé tí mi ò ń kà. Ìwé Bíbélì mo ń kà. Ìwé Bíbélì mo máa ń kà dáadáa. Eh, ó kéré jù lójúmọ́ mo máa ń kàwé Bíbélì. Nítorí náà mo máa ń kàwé dáadáa. Mo fẹ́ràn ìwé torí pé ìwé jẹ́ nǹkan tó jẹ́ wípé ó máa ń fún yàn ní ìmọ̀. Bẹ́ẹ̀ ni, ó máa ń fún'yàn ní ìmọ̀ tó jù mọ́ lọ. Bẹ́ẹ̀ ni mo máa ń kàwé dáadáa. Mo fẹ́ràn ìwé o.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí— a ṣe ń pẹja. Bẹ́ẹ̀ni, mo ti pẹja rí dáadáa, dáadáa nígbà tí mo lọ sí Èkó —níbi omi. Mo ti pẹja rí dáadáa to de jẹ́ pé —ọ̀rẹ́ mi ló kọ́ mi bá ṣe ń pẹja. Bí ọdún mẹ́wàá sẹ́yìn. Bẹ́ẹ̀ni, —ọdún mẹ́wàá sẹ́yìn ni mo kọ́ bó ṣe ń pẹja. Mo dẹ̀ tí pa ọ̀pọ̀lọpọ̀ ẹja. Bẹ́ẹ̀ni, bó ti jẹ́ pé kò fi bẹ́ẹ̀ dùn mọ́ mi 'nu mọ́ torí èmi fẹ́ràn ẹranko. Àmọ́ kò padà, —ẹìń jíjẹ ni ẹja wà fún. So, nítorí náà mo ti— mo ti pẹja rí, mo ti pẹja rí dáadáa. Mo mọ̀ bó ṣe ń pẹja. Dì sí, mo ti mọ̀ bó ṣe ń pẹja. Tí ó máa, máa, máa rí bí oṣù mẹ́ta gan an sí, nígbà tí mo báa lọ sí Èkó gan an, mo ti máa lọ pẹja. Mo mọ̀ bó ṣe ń pẹja dáadáa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìta gbangba. Bẹ́ẹ̀ni, o ma ní àwọn ìgbà kankan níbi iṣẹ́ wa tó jẹ́ pé a máa sọ pé èní ò ìta la máa ti máa ṣiṣẹ́. Ka le kéde fún ara èèyàn pé a ṣiṣẹ́ ní pé ibi iṣẹ́ wà bíi o, pé kí wọn wá, kí wá, kí wá bá ọ rajà o, pé kí wọn wá ránṣọ lọ́dọ̀ wa o. Torí náà mo fẹ́ran iṣẹ́ ìta gbangba. Mọ dẹ ti ṣe iṣẹ́ ìta gbangba bí ọdún mẹ́ta sẹ́yìn gan. Torí iṣẹ́ ìta gbangba ta a lọ ń ta oògùn, ta a ń ta oògùn, ta a ń ta ẹ̀fọ́, ta a ta ǹkan elo ọbẹ̀ ní ojú ìpópónà nígbà náà. Torí náà, ó jẹ́ iṣẹ́ kan náà tí mo fẹ́ran kó tó di wí pé òòyàn iṣẹ́ ránṣọránṣọ láàyò.

À, à, mo máa ń fi para sára dáadáa. Mo máa ń fi para sára dáadáa, mi ò fi para ṣeré torí pé ara mi gbọdọ̀ jọ lọ gẹ́gẹ́ bí ọmọkùnrin, ara ẹ gbọdọ̀ máa jọ lọ. Bẹ́ẹ̀ ni, mo má fi para ṣeré, mo má fi para rárá. Mo máa ní tó ìpara mẹ́rin gan tí mo máa ń lò lọ́wọ́ kan. Tó jẹ́ pé ọ̀tọ̀ leléyìí tí mo máa fi r'ojú, ọ̀tọ̀ leléyìí tí mo máa fi r'ọwọ́, ọ̀tọ̀ leléyiìí tí mo máa fi r'ẹsẹ̀, ọ̀tọ̀ leléyìí tí mo máa fi ra ikùn. Torí náà mo fẹ́, mo fẹ́ràn ìpara ọ̀, máa ń, bẹ́ẹ̀ ni mo máa ń fi para sára dáadáa. Bẹ́ẹ̀ ni, mo máa ń fi para sára dáadáa. Nítorí òrùn dẹ̀ ni. Torí t'órùn bá ti pọ̀jù lára, ṣe ni ara Olúwa ẹ̀ á máa hun jọ, tó dẹ̀ jẹ́ wípé mi ò fẹ́ rárá, mi ò nífẹ̀ẹ́ síi, ẹṣé.